Ní gbogbo ìgbà tí mo bá wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́, mo máa tan ìgbóhùn sáfẹ́fẹ́ tó wà nínú ọkọ̀ mi. Mo máa gbé e sí ìgbóhùn sáfẹ́fẹ́ titi ilẹ̀ Yorùbá. Mo máa wá gbé sí orin ìlú ilẹ̀ bàbá mi ní èdè Yorùbá. Mo máa tẹ̀síwájú ìrìn-àjò mi láti máa gbọ́ orin ilẹ̀ Yorùbá.

Bẹ́ẹ̀ni, mo lé ẹni kan kúrò ní ìṣeré ní ọjọ́ kan tí bàbá mi ní kí n pe àwọn abáni ṣe iṣẹ́ mẹ́rin láti wá bá wa ṣe iṣẹ́ ní ilé tí bàbá mi ṣẹ̀ṣẹ̀ ń kọ́. Ní ìgbà náà ni mo pe àwọn arákùnrin mẹ́rin láti wá bá bàbá mi ṣe iṣẹ́ ní ilé tuntun tí bàbá mi ṣẹ̀ṣẹ̀ ń kọ́. Nígbà tí àwọn arákùnrin mẹ́rin náà dé ibi ilé tuntun tí bàbá mi ń kọ́, àwọn mẹ́ta ni wọ́n ṣe iṣẹ́ náà dáradára, tí ẹni kẹ́rin nínú àwọn arákùnrin náà ṣe ìmẹ́lẹ́. Bẹ́ẹ̀ ni bàbá mi fárígá inú bí wọn nítorí pé wọn kò fẹ́ ìmẹ́lẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún arákùnrin náà pé kó máa lọ sí ilé rẹ̀ nítorí pé ó kùnà láti ṣe iṣẹ́ náà pẹ̀lú gbogbo agbára àti ipá tí ó ní. Mo lé arákùnrin náà kúrò ní inú àkókò tí ó ń ṣe ìmẹ́lẹ́ nínú ilé tuntun tí bàbá mi ń kọ́. Bẹ́ẹ̀ ni ó gba ọ̀nà ilé rẹ̀ lọ.

Mo fẹ́ràn láti má a wọ aṣọ aláwọ̀ ewé, nítorí pé nígbà tí mo wà ní kékeré, bàbá mi ra aṣọ kan tí ó jẹ́ aṣọ tí mo fẹ́ràn, ó ní aláwọ̀ ewé. Nígbàtí ti mo wà ní kékeré aṣọ náà dára nítorí pé mo ti pé ọmọ ọdún mẹ́jọ ní ìgbàtí mo ń sọ yìí tí mo bá wọ aṣọ náà, àwọn ọ̀rẹ́ mi ní àdúgbò, wọ́n má a ń súré tẹ̀lé mi lẹ́yìn. Wọ́n má a ń fẹ́ràn láti bá mi ṣeré. Wọ́n má a ń ṣe àtúnyẹ̀wò aṣọ aláwọ̀ ewé náà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, nígbà tí mo dàgbà díẹ̀ síi, mo yàn láàyò láti má a ra aṣọ aláwọ̀ ewé èyí tí a mọ̀ sí àwọ̀ gírìn.

Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé mi. Mo ní ìwé kékeré kan tí mò máa ń kọ ìrìn àjò ìgbésí ayé mi àti iṣẹ́ mi sí. Láti ọjọ́ ajé títí di ọjọ́ àbámẹ́ta, mo máa ń ṣe iṣẹ́ ní ọjọ́ ajé títí di ọjọ́ ẹtì. Ni ọjọ́ àbámẹ́ta, ìgbà yìí, ó ni mò máa ń ṣe iṣẹ́ mìíràn lẹ́yìn iṣẹ́ àdáṣe. Ìgbà yìí ni mo máa ń lọ sí ilé ìgbá bọ́ọ̀lù láti máa wo eré ìdárayá. Ìyè ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ orílẹ̀ èdè mi nínú àwòrán ìgbé ǹkan jáde. Lẹ́yìn èyí, màá tún wá sí ilé, màá ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. A máa jọ ṣe àwàdà. Lẹ́yìn yìí, màá ṣe iṣẹ́ inú ilé nípa fífọ abọ́ àti gbígba ilẹ̀ fífọ aṣọ mi láti múra sílẹ̀ fún iṣẹ́ mìíràn tí ó máa bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé tí ó tẹ̀lé ọjọ́ àbámẹ́ta. Ọjọ́ àbámẹ́ta nìkan ni mò máa ń yà sílẹ̀ fún ìgbésí ayé mi láti ṣe ohun tó kàn yàtọ̀ sí iṣẹ́ àdáṣe.

Ní ìgbà tí mo máa ń fọ ọkọ̀ mi ni aago márùn ún ní ojoojúmọ́ ni mo máa ń dìde lórí ibùsùn mi. Mo máa lọ bu omi sínú garawa tí ó tóbi. Mà á gbé jáde lọ sí iwájú ilé mi níbi tí mo fi ọkọ̀ mi gúnlẹ̀ sí. Beeni ma bèrè gege ni owó iwájú lati maa fo okò mi Mo fẹ́ràn láti máa fọ ọkọ̀ mi ní dédé aago márùn ún sí aago mẹ́fà torí ó ti máa gbẹ kí n tó ṣe tán láti máa lọ sí ibi iṣẹ́ àbí ibi òwú tí mo bá fẹ́ lọ ní dédé aago mẹ́jọ òwúrọ̀.

Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gba ọgbọ̀n ìṣẹ́jú sí ogójì ìṣẹ́jú. Ní kété tí mo bá dìde lórí ibùsùn mi, màá lọ sí balùwẹ̀ láti wẹ̀. Tí mo bá wẹ̀ tán, màa á gbé oúnjẹ kaná níwọ̀n bí i ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Oúnjẹ á ti ṣẹ tán, màá jẹun. Màá wọ aṣọ ibi iṣẹ́ mi, màá múra bọ́ sí ìta, màá wọ inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi, màa bọ́ sí ọ̀nà ní dédé aago mẹ́jọ. Tí kò bá sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀, mo máa ń lo ìṣẹ́jú ọgbọ̀n láti ilé mi dé ibi iṣẹ́. Tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ bá wà lójú pópó, ó máa gbà mí ní ogójì ìṣẹ́jú láti dé ibi iṣẹ́. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe lójoojúmọ́ lọ sí ibi iṣẹ́ mi.

Ọwọ́ òsì ni mo máa ń lò. Èyí jẹ́ ìyàlẹ́nu fún àwọn òbí mi níwọ́n ìgbà tí wọ́n bí mi ṣáyé. Nígbà tí mo di ọmọ ọdún kan àbọ̀ sí ọmọ ọdún méjì ni àwọn òbí mi ṣe àkíyèsí rẹ̀ pé ọwọ́ òsì òní mo, mo máa ń lò láti fi gba nǹkan mu Nígbà tí ó di ọmọ ọdún méjì àbọ̀, àwọn òbí mi rí pé níwọ́n ìgbà tí mo bá fẹ́ jẹun, ọwọ́ òsì òní mo máa ń lò tí àwọn ẹ̀gbọ́n mi tí wọ́n bí síwájú mi máa ń lo ọwọ́ ọ̀tún. Ẹ̀gbọ́n mi Táyé àti Kẹ́hìndé wọ́n máa ń lo ọwọ́ ọ̀tún láti fi jẹun àti láti fi gba nǹkan mu. Ẹ̀gbọ́n mi tí wọ́n bí sìkejì ṣáájú mi, òun náà máa ń lo ọwọ́ ọ̀tún. Bàbá mi máa ń lo ọwọ́ ọ̀tún. Màmá mi máa ń lo ọwọ́ ọ̀tún. Ṣùgbọ́n èmi nìkan ni mo dá yàtọ̀ tí mo máa ń lo ọwọ́ òsì láti fi jẹun tàbí láti fi ṣe ohunkóhun tí mo bá fẹ́ ṣe. Èyí jẹ́ ìyàlẹ́nu fún àwọn òbí mi ṣùgbọ́n bó ṣe wu, adániwáyé ló ṣe máa ń ṣe ẹ̀dá ènìyàn. Mo fẹ́ràn láti máa lo ọwọ́ òsì nítorí pé èyí ni ó rọ̀ mí lọ́rùn láti máa gba nǹkan mu tàbí láti máa ṣe ohunkóhun. Àwọn òbí mi gbìyànjú láti fí tipátipá mú mi kí ń máa lo ọwọ́ ọ̀tún ṣùgbọ́n kò mọ̀ mi lára títí tí mo fi di ọmọ ọdún mẹ́wàá títí tí mo fi di ọmọ ọgbọ̀n ọdún tí mo wà nísinsìnyí, ọwọ́ òsì ni mo máa ń fi ṣe ohunkóhun nígbà gbogbo.

Bẹ́ẹ̀ni, mo máà ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Nítorí pé ní ìgbà tí mo wà ní ọmọ ogún ọdún, mo bá àwọn márùn ún kan ṣiṣẹ́ pọ̀ ní ibi iṣẹ́ àgbóhùnsáfẹ́fẹ́ ní orílẹ̀ èdè mi. A jọ wà ní inú ilé ábáṣiṣẹ́pọ̀ kan náà níbi tí a ti gbé ń ṣe iṣẹ́. Ọ̀kan nínú alábáṣiṣẹ́pọ̀ mi, ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìkan nínú àwọn tí a jọ ń ṣe iṣẹ́pọ̀. Èyí jẹ́ ohun ìbànújẹ́ nítorí pé ẹni tó sọ ẹ̀rọ ìgbóhùnsáfẹ́fẹ́ náà, ó lọ fi ọlọ́pàá oríle ède mi, ó fi kó àwa mẹ́tẹ̀ẹ̀ta tí a kù. Nígbà tí a dé ilé ọlọ́pàá, ní ọlọ́pàá ṣe ìwádìí fínnífínní, níbẹ̀ ni wọ́n ti rí pé ìkan nínú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi, òun ni ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìkan nínú àwọn tí a jọ ń ṣe iṣẹ́pọ̀. Èyí jẹ́ ohun ìbànújẹ́ fún mi nítorí pé ó fi ìyà jẹ gbogbo àwa tí a mọ̀ nípa bí ẹ̀rọ ibani, ìgbóhùnsáfẹ́fẹ́ náà ṣe sọnù. Èyí jẹ́ ìbànújẹ́ fún àwa mẹ́ta tí inú wa mọ́ tí a mọ̀ nípa bí ẹ̀rọ ìgbóhùnsáfẹ́fẹ́ náà ṣe di àwàtì. Láti ìgbà yìí ni mo ṣe fẹ́ràn láti máa ṣèwádìí àwọn alábáṣiṣẹ́pọ̀ mi láti mọ ìwà tí ẹni kọ̀ọ̀kan ń wù. Pé ṣe ìwà ọmọlúwàbí ni, àbí ìwà jìbìtì ìpánle.

Ní òwúrọ̀, mo fẹ́ràn láti máa jẹ ìrẹsì àti ẹ̀wà nítorí ó jẹ́ oúnjẹ tí ó máa ń fún mi ní okun àti agbára. Ìrẹsì, ó máa ń fún mi ní agbára àti okun. Ẹ̀wà náà jẹ́ oúnjẹ tí ó ṣe ohun tó dára fún ara. Ní òwúrọ̀, mo fẹ́ràn láti máa jẹ ìrẹsì àti ẹ̀wà.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Níwọn ìgbà tí mo bá jí ní òwúrọ̀, tí mo bá da iná òwúrọ̀ tán, tí mo bá jẹun tán pẹ̀lú àwọ̀ kékeré, mà á bu oúnjẹ tí ó kù sí inú abọ́ ìmúnjẹ gbọ́ná, mà á gbé lọ sí ibi iṣẹ́ mi tí mo ti ń ṣe kárákátà. Níwọn ìgbà tí ó bá di ago méjì ọ̀sán tí mo ṣe tán láti jẹ oúnjẹ ọ̀sán, àwọn oníbàárà mi tó bá wà ní agbègbè, tí wọ́n bá gbọ́ àádúń oúnjẹ náà, wà á mú abọ́ kékeré wá láti fi gbá oúnjẹ tiwọn. Inú mi dùn torí mo fẹ́ láti máa fún ènìyàn ní ohun tí mo bá ní. Iwọn bá kékeré tàbí ó pọ̀, tí mo bá ní, mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn tí ó wà lágbègbè mi.

Bẹ́ẹ̀ni mo mọ àwọn aládùúgbò mi dáadáa nítorí pé ní gbogbo ọjọ́ Ẹtì, ó ní gbogbo àwa ọ̀dọ́ aládùúgbò mi máa ń ṣe ìpàdé ọ̀dọ́. Èyí jẹ́ kí a mọ orúkọ ara wa, èyí sì jẹ́ ká mọ ìwà tí olúkúlùkù lè wù nítorí pé a máa ń ṣe àpéjọpọ̀ ní gbogbo ọjọ́ Ẹtì tí a sì máa ń ṣe ìdáhùntọrọ ọ̀rọ̀ láti mọ ohun tí àdúgbò ń fẹ́ àti ohun tí ó ń ṣẹlẹ̀ ní àdúgbò mi.

Mo máa ń ṣe ìdúnàádúrà pẹ̀lú ọ̀yàyà àti ẹ̀rín díẹ̀ ní ẹnu mi. Nítorí pé ẹ̀rín díẹ̀ àti ọ̀yàyà díẹ̀ ó máa ń jẹ́ kí ìdúnàádúrà kí ó lọ pẹ̀lú ayọ̀ àti inú dídùn. Ó máa ń jẹ́ kí onítajà kí ó dínwó ohun tí ó ń tà tí ó bá rí pé ti ẹ̀rín àti ọ̀yàyà ni oníbàárà fi ń ṣe ìdínàádúrà ọjà.

Mo fẹ́ràn láti máa ṣe eré ìdárayá. Èyí ni òwúrọ̀ kùtù. Ní déédé ago mẹ́fà òwúrọ̀ sí ago méje òwúrọ̀ ni mo fẹ́ràn láti máa ṣe ìdárayá. Èyí máa ń jẹ́ ohun tí ó dára láti fi bẹ̀rẹ̀ gbogbo ọjọ́ nítorí pé ó máa ń ṣe ìwẹ̀ mọ́ ọpọlọ àti ẹ̀yà ara láti jí pépé lọ sí ibi iṣẹ́ òwúrọ̀ mi ní gbogbo ọjọ́. Ní ọjọ́ àbámẹ́ta, mo máa ń ṣe eré ìdárayá yìí ní wákàtí mẹ́ta mẹ́ta ní gbogbo ọjọ́ náà. Ṣùgbọ́n ní ọjọ́ èyí tí mo máa ń lọ sí ibi iṣẹ́, mo máa ń jí ní déédé ago mẹ́fà sí ago méje láti ṣe eré ìdárayá ní ìwọ̀nba wákàtí kan yàtọ̀ sí ọjọ́ àbámẹ́ta tí mo máa ń ṣe eré ìdárayá ní wákàtí mẹ́ta. Èyí ni bẹ̀rẹ̀ láti déédé ago márùn ún sí ago mẹ́jọ ọjọ́ àbámẹ́ta.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tí ó ní ata nínú torí pé ìgbà tí mo wà ní kékeré, tí ìyá mi bá dá iná oúnjẹ, wọ́n fẹ́ràn láti máa fi ata púpọ̀ sí. Èyí jẹ́ oun tí ó mọ́ mi lára nígbà tí mo dàgbà. Mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ tó ní ata nínú torí èyí máa ń jẹ́ kí n mu omi púpọ̀ lẹ́yìn ìgbà tí mo bá jẹ oúnjẹ tán ní gbogbo ọjọ́.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀, nítorí pé mo fẹ́ràn láti máa ṣe eré ìdárayá ní kùtùkùtù òwúrọ̀ kí n tó tẹ̀síwájú nípa máa ṣe iṣẹ́ inú ilé yálà láti dá iná oúnjẹ òwúrọ̀ tàbí láti ṣe àmójútó inú ilé nípa gbígbá ilẹ̀ àti títún àyíká ṣe.

Mo máa ń rántí àlá mi ní ìwọnba ìgbà púpọ̀ ṣùgbọ́n ní ìgbà mìíràn mi o kì í rántí àlá mi. Tí mo bá tètè sùn tí mo sì gbàdúrà nípa kíkà bíbélì mi, ó máa ń jẹ́ kí n rántí àlá tí mo lá ṣùgbọ́n nígbà mìíràn tí mo bá lọ sórí ibùsùn mi láì ka bíbélì mi àti láì ṣe àṣàrò lórí ìwé bíbélì Ọlọ́run titi Kìrìsìtẹ́nì, ó máa ń jẹ́ kí n gbàgbé àlá mi. Èyí máa ń fa àìrántí àlá mi nígbà mìíràn.

Mo máa ń jẹ oúnjẹ tó kù. Èyí jẹ́ ohun tí mo kọ́ láti kékeré nígbà tí mò ń gbé ọ̀dọ̀ bàbá mi. Ni ìwọ̀n gbàkugbà tí màmá mi bá bu oúnjẹ fún bàbá mi láti jẹ, bàbá mi máa ṣẹ́ oúnjẹ kù kékeré láti gbé fún mi gẹ́gẹ́ bí àbíkẹ́yìn ọmọ rẹ̀. Èyí jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí láti máa jẹ. Nígbà tí mo di ọ̀dọ́, mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ tó kù nínú ilé tàbí nínú ìṣasùn màmá mi nítorí ó jẹ́ ohun tí ó mọ̀ mi lára láti ìgbà kékeré wa.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Orúkọ ìnagijẹ mi ni ẹṣin. Èyí jẹ́ orúkọ tí ó jẹyọ ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi ní àsìkò tí mo kópa nínú eré ìdárayá tí mo sì gbé igba orókè ipò kíní. Èyí jẹ́ ohun tí ó buyì kúni tí ó mú inú àwọn akẹ́kọ̀ọ́ dùn tí wọ́n sì sọ mí ní ìnagijẹ ẹṣin nítorí ẹṣin jẹ́ ǹkan nínú ẹranko tí ó mọ eré sá jùlọ tí ó sì máa ń sáré ju gbogbo àwọn ẹlẹgbẹ́ rẹ̀ lọ. Ìnagijẹ yìí ó jẹyọ nígbà tí mo gbé igba orókè nínú eré ìdárayá tí mo gbé ipò kíní. Láti ìgbà yìí ni àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn abánigbé mi fi ń pè mí ní ẹṣin.

Mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ alẹ́ ní dédé aago mẹ́jọ alẹ́. Ṣùgbọ́n ní ìgbà míràn, ìyá mi máa ń pẹ́ kó tó dé láti ọjà ibi tí ó ti ń ta ọjà, tó bá tètè dé ní dédé aago mẹ́fà alẹ́, ó máa gbé oúnjẹ ká orí igi. Ìdáná ní déédéé aago méje kó tó di aago mẹ́jọ oúnjẹ ti máa jiná. Ìgbà yìí ni ó máa bu oúnjẹ alẹ́ mi ní déédéé aago mẹ́jọ alẹ́. Ṣùgbọ́n ní ìgbà míràn tó bá pẹ́ láti ibi tí ó ti ń ta ọjà, mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní aago mẹ́sàn án.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún ìsọmọlórúkọ. Èyí máa ń wáyé ní ìgbà tí obìnrin bá bí ọmọ tuntun. Ni ọjọ́ kẹjọ tí obìnrin bá bí ọmọ tuntun ni a máa ń ṣe àjọ̀dún ìsọmọlórúkọ. Èyí ni ìgbà tí wọ́n máa fún ọmọ tuntun ní orúkọ. Ní kété tí wọ́n bá ti ṣe ìsọmọlórúkọ tán, nígbà yìí ni wọ́n máa bẹ̀rẹ̀ sí fún àwọn ènìyàn ní oúnjẹ àti ohun mímu. Èyí jẹ́ ohun tí ó dunni nínú, tí ó mú inú ẹni dùn. Nítorí pé wọ́n máa jẹ àjẹ́yọ́, wọ́n dẹ̀ máa mu àmuyó.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Èyí ni nọ́mbà ìdánimọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀ Nàìjíríà ìlú aláwọ̀ dúdú. Nọ́mbà náà bẹ̀rẹ̀ pẹ̀lú éjì, ẹ̀ta, ẹ́rìn. Ó jẹ́ nọ́mbà mọ́kànlá. Èyí ni nọ́mbà orílẹ̀ èdè mi Nàìjíríà.

Bẹ́ẹ̀ni, mo ní àwòrán lára. Èyí jẹ́ àwòrán ìyá tó bí mi lọ́mọ, ìyá mi Àbẹ̀kẹ́. Mo ya àwòrán yìí nígbà tí mo pé ọmọ ogún ọdún nítorí pé mo fẹ́ràn ìyá mi púpọ̀. Èyí jẹ́ kí n lọ sí ibi tí wọ́n ti máa ń ya àwòrán láti ya àwòrán ìyá mi sí igbá àyà mi.

Ìgbádùn mi ni láti máa wo eré ìdárayá ní orí móhùnmáwòrán, mo sì fẹ́ràn láti máa kópa nínú eré ìdárayá ìfẹsẹ̀wọnsẹ̀ bọ́ọ̀lù gbígbá. Mo tun fẹ́ràn lati maa se ikopa ninu ere ifẹsẹwọnsẹ bọọlu gbigba.

Mo máa ń fi kọ́kọ́rọ́ ilé mi sí òkè pátákó ní ẹnu ìbà, ẹnu ọ̀nà ìbà jáde ilé mi. Nítorí pé kọ́kọ́rọ́ ẹyọ kan ni ó wà tí gbogbo àwa mọ̀lẹ́bí máa ń lò. Tí ẹnìkan nínú àwa mọ̀lẹ́bí bá ti jáde síta tí kò sí ẹni yòókù ní ilé, tó bá ti ti kọ́kọ́rọ́ náà tán, mo máa fi kọ́kọ́rọ́ mi sí òkè ní ibi pátákó ìlẹ̀kùn láti jẹ́ kí ẹnikẹ́ni tí ó bá wá sílé lẹ́yìn ìgbà tí mo bá jáde tán kó le mú kọ́kọ́rọ́ náà láti fi ṣí ìlẹ̀kùn wọ inú ilé.

Ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ni ẹ̀bùn owó. Mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ní ẹ̀bùn owó nítorí pé èyí máa jẹ́ kí wọ́n lè ra ohun tí wọ́n fẹ́ yálà oúnjẹ jíjẹ tàbí aṣọ ta tàbí ohun èlò inú ilé. Owó fífún ni, ó fi ààyè sílẹ̀ láti jẹ́ kí ènìyàn ó ra ohun tí ó fẹ́. Nítorí náà ni mo ṣe fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ní ẹ̀bùn owó.

Ní ọjọ́ tí mo kẹ́yìn lọ́ wọ́ ẹ̀yìn, ni ọjọ́ tí èmi àti àwọn ọ̀rẹ́ mi tí a fẹ́ lọ bá ìkan nínú àwọn ọ̀ta ilé ẹ̀kọ́ wa jà. Èmi jẹ́ ẹni tí ó máa ń bẹ̀rù tí kò sì ní agbára láti jà. Èyí múmi kẹ́yìn lọ́wọ́ ẹ̀yìn nítorípé mo bẹ̀rù láti bá ẹni kankan jà àti láti kópa nínú ìjà èyí tí èmi àti àwọn ọ̀rẹ́ mi fẹ́ lọ jà ní àkókò náà.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń wẹ̀. Tí a bá fẹ́ wẹ̀, a máa bọ́ sí inú balùwẹ̀, a máa bu omi sínú bàsíà nílá kan. Lẹ́yìn èyí, a máa mú kẹ̀ǹkẹ̀, a máa fi ọṣẹ sí orí kẹ̀ǹkẹ̀. Lẹ́yìn èyí, a máa bu omi díẹ̀ pẹ̀lú ike ìbomi kékeré, a máa fi bu omi sórí. Tí a bá bu omi ìgbà kékeré kan sórí, a máa bẹ̀rẹ̀ láti máa fi kainkain gbó orí wá sí ibi dède ọrùn, láti ibi ọrùn wá sí ibi ìgbàyà lọ sí ẹ̀yìn àti ìbàdí títí dé ibi itan wá sí ibi àtẹ́lẹsẹ̀. Tí a bá ṣe èyí fún ìṣẹ́jú méjì sí mẹ́ta, a máa bu omi sí orí wá sí ibi gbogbo ara láti san ọṣẹ àti kainkain èyí tí a ti fi wẹ̀ nù. A máa bu omi sí gbogbo ara wa láti fi san gbogbo ọṣẹ èyí tí a fi wẹ ara wa mọ́ tónítóní. Lẹ́yìn ìgbà yìí ni a tó wẹ̀ dáradára.

Ní ìgbà tí mo wà ní ọmọdé, ìgbà tí mo rántí ní ìgbà ọmọdé mi ni ìgbà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi tí a fẹ́ lọ ká mọ́ngòrò. Mọ́ngòrò jẹ́ èso ilẹ̀ Yorùbá. Èmi àti àwọn ọ̀rẹ́ mi, a gun igi lọ láti ká mọ́ngòrò. Igi mọ́ngòrò náà ga fìòfìò. Èmi àti àwọn ọ̀rẹ́ mi yòókù a gun orí igi náà lọ láti ká mọ́ngòrò. Nìkan nínú àwọn ọ̀rẹ́ mi bá jábọ́ láti òkè mọ́ngòrò, ó jábọ́ sí ilẹ̀ nle, ó sì dùn pamọ́. Bẹ́ẹ̀ni, ẹ̀rù ba èmi àti àwọn ọ̀rẹ́ mi yòókù. A tètè súré bọ́ sílẹ̀ lórí igi mọ́ngòrò náà. Nígbà tí a dé ilẹ̀, a rí pé ọ̀rẹ́ wa tí ó jábọ́ lórí igi mọ́ngòrò náà ti kan ní ẹsẹ̀. Èyí jẹ́ ìbẹ̀rú nítorí pé ìkan lára àwọn ará àdúgbò tí ó mọ gbogbo wa, ó rí wa, ó sì nà wà á ní ẹgbàá márùn-márùn. Bí èmi àti àwọn ọ̀rẹ́ mi ṣe ké lọ sí ilé nìyẹn. Nígbà tí a dé ilé, wọ́n sọ fún wa pé ẹsẹ̀ ìkan nínú àwọn ọ̀rẹ́ mi tí ó jábọ́ lórí igi mọ́ngòrò náà ti kan. Èyí jẹ́ ohun tí ó dẹ́rù bà mí. Ó jẹ́ ohun tí mo rántí láti ìgbà náà títí dé àkókò yìí. Nítorí pé ẹsẹ̀ ọ̀rẹ́ mi kan nípasẹ̀ igi mọ́ngòrò tí ó gùn lọ.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré bọ́ọ̀lù gbígbá. Èyí jẹ́ eré ìfẹsẹ̀wọnsẹ̀ bọ́ọ̀lù gbígbá. Èyí ni mo fẹ́ràn jù nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ kékeré. Èyí jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n fẹ́ràn mi ju àwọn akẹ́kọ̀ọ́ mìíràn lọ, nítorí pé mo jẹ́ ìkan lára àwọn tí wọ́n mọ eré ìdárayá bọ́ọ̀lù gbígbá gbá jù lọ. Èyí jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùbá gbá bọ́ọ̀lù mi kí wọ́n fẹ́ràn mi tí wọn kò lè gbá bọ́ọ̀lù láìṣẹ́ pé wọ́n rí mi níbẹ̀.

Èdè tí mo fẹ́ kọ́ ni èdè aláwọ̀ Gẹ̀ẹ́sì tí a mọ̀ sí èdè òyìnbó. Èyí jẹ́ èdè tí ènìyàn fi máa ń gbajúmọ̀ ní ìlú tí a ti bí mi ní torí pé ẹnikẹ́ni tí ó bá mọ èdè Gẹ̀ẹ́sì èdè òyìnbó sọ, ó máa ń jẹ́ ènìyàn pàtàkì ní ìlú mi. Ètorí náà ni mo ṣe fẹ́ kọ́ èdè Gẹ̀ẹ́sì èdè òyìnbó.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń pẹja. Tí a bá fẹ́ pa ẹja, a máa mú okùn, èyí tí ó gùn dáradára tí ó sì nípọn tí kò le è jà. A máa so mọ́ igi tí ó gùn ní ìwọ̀n ọwọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. A máa fi ìwọ̀ sí ẹnu okùn náà, èyí ni ìwọ̀ tí a máa fi ń kọ́ ẹja ní ẹnu. A máa wá fi oúnjíjẹ sí ẹnu ìwọ̀ náà. Níwọ̀n tí a bá ṣe yìí tán, a máa ju ìwọ̀ náà sí inú odò. Èyí ni a máa máa sọ ẹja tí ó bá ti ń fa ìwọ̀ náà. Tí ó bá ti ń fà lẹ́ẹ̀kan náà lójijì, a máa fi igi mú ìwọ̀ náà sókè. Tó bá ti kọ́ ẹja lẹ́nu, bẹ́ẹ̀ni, inú mi máa dùn, mo máa yọ ẹja náà sílẹ̀. Ní ìwọ̀n èyí, a tó lè ju nẹ́ẹ̀tì sí odò láti fi mú ẹja. Ọ̀nà tó pọ̀ ni mo máa ń fi pa ẹja. Mo máa ń lo ọ̀nà kí n fi ìwọ̀ sí ẹnu okùn, kí n jù ú sí inú odò tàbí ju nẹ́ẹ̀tì sódò. Ọ̀nà méjèèjì yìí ni ó dára láti máa fi pa ẹja.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Ọgbà tí mo ní tóbi tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ tí mo máa ń gbin ohun ọ̀gbìn sí. Ohun ọ̀gbìn tí mo máa ń gbìn sínú ọgbà mi ni ata. Ata jẹ́ ohun tí a máa ń lò láti fi dá iná. Mo máa ń gbin àgbàdo ní ìgbà òjò. Ní ìgbà ẹ̀rùn, mo máa ń gbin ata. Oríṣiríṣi ata ni mo máa ń gbìn sínú ọgbà náà. Ní ìgbà míràn, mo máa ń gbin ohun èlò ìdáná sí inú ọgbà náà nítorí pé ó tóbi. Oríṣiríṣi ohun ọ̀gbìn ni mo máa ń gbìn sínú ọgbà mi.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Èyí wáyé ní ọjọ́ tí èmi àti àbúrò mi tí a lọ sí ọ̀dọ̀ bàbá àgbà. Ni ọjọ́ náà ni ará ilé bàbá àgbà fẹ́ kó ẹrù jáde sí inú ọkọ̀. Ni ọjọ́ náà, bàbá àgbà ní ká ran alábàgbé ilé àwọn lọ́wọ́ láti kó ẹrù jáde sí inú ọkọ̀ wọn. Bẹ́ẹ̀ ni èmi àti àbúrò mi bẹ̀rẹ̀ sí í kó ẹrù inú ilé alábàgbé bàbá àgbà sínú ọkọ̀. Erù náà pọ̀ títí tí ó gba ìṣẹ́jú ọgbọ̀n láti kó ẹrù náà sínú ọkọ̀. Níwòn ìgbà tí a kó ẹrù náà tán ni alábàgbé bàbá àgbà bọ́ sí inú ọkọ̀ tí ó sì wọ̀ wá mọ́tò náà lọ. Inú bí èmi àti àbúrò mi nítorí pé alábàgbé bàbá àgbà kò fún wa ní owó, kò sì fún wa ní ohunkókan fún iṣẹ́ tí a ṣe. Ni ijọ́ náà, iṣẹ́ ọ̀fẹ́ ni èmi àti àbúrò mi ṣe fún alábàgbé bàbá àgbà.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì. Nítorí pé eré ìdánì oní tíátà jẹ́ eré ìdánì tí mo nífẹ̀ẹ́ sí jù lọ. Látìgbà tí mo ti wà ní kékeré ni bàbá mi ti máa ń gbé mi lọ sí ìdí eré ìdánì. Èyí jẹ́ ohun tí ó jẹ́ kí n yan eré ìdánì oní eré ìtàgé. Mo yan eré ìdánì eré ìtàgé láti ìgbà tí mo ti wà ní kékeré. Nítorí pé bàbá mi fẹ́ràn eré ìtàgé púpọ̀. Bẹ́ẹ̀ náà ni èmi náà ṣe fẹ́ràn láti máa ṣe eré ìtàgé. Nípasẹ̀ ohun tí mo kọ́ lára bàbá mi nígbà tí mo wà ní kékeré títí di àkókò yìí ni mo fẹ́ràn láti máa ṣe eré ìdánì eré ìtàgé.

Bẹ́ẹ̀ni, ṣe o fẹ́ràn ko lọ sí ilé ìsẹ̀mbáyé? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé nítorí pé bàbá mi wà ní àti ilé ìsẹ̀mbáyé eléégún. Eléégún ni wọ́n ma ń gbé ní ilé ìsẹ̀mbáyé bàbá mi. Láti ìgbà kékeré ni bàbá mi ti máa ń mú mi lọ sí ilé ìsẹ̀mbáyé eléégún. Nígbà tí mo dàgbà, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé nítorí pé ilé ìsẹ̀mbáyé eléégún ó buyì púpọ̀ ó sì jẹ́ ohun tí ó wuni láti máa wà níbẹ̀ ní gbogbo ìgbà.

Ṣé o máa ń mu àwọn ohun mímu pirotini? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa mu àwọn ohun mímu pirotini nítorí pé ó jẹ́ ohun tí ó máa ń mú ara dán, tí ó dẹ̀ máa ń mú ojú ta gìyàgìyà, tí ó máa ń mú ara ta kébékébé. Nítorí náà ni mo ṣe fẹ́ràn láti máa mu ohun mímu pirotini ní ìgbà gbogbo. Ni kùtùkùtù òwúrọ̀, mo fẹ́ràn láti máa mu ohun mímu pirotini. Ni àṣálẹ́ ní dédé aago mẹ́jọ sí aago mẹ́wàá, mo tó fẹ́ràn láti máa mu ohun mímu àwọn pirotini.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Ibi tí mo ti ń ṣe iṣẹ́ ó dára tó bẹ́ẹ̀ gẹ́ tí ó jẹ́ wípé àwa mẹ́rin mẹ́fà ni a máa ń ṣe iṣẹ́ ní ibi ilé iṣẹ́ mi. Ṣùgbọ́n èmi máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ dáradára nítorí pé mo jẹ́ ẹni tí ó jáfáfá nínú àwa tí à ń bá ilé iṣẹ́ mi dówòpọ̀. Nítorí náà ni wọ́n ṣe fi mí sí ẹ̀ka tí ó ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ mi. Ni ojoojúmọ́ ni mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ èyí sì jẹ́ kí n jẹ́ ìkan nínú àwọn gbòógì tí ilé iṣẹ́ fẹ́ràn jù láti máa fi ṣi ibi ìgbéjáde ní ilé iṣẹ́ mi.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ọjà tuntun yóò jáde ní ọjọ́ ajé. Èyí jẹ́ ọjọ́ tí gbogbo ènìyàn fẹ́ràn láti máa jáde láti lọ ra oúnjẹ, ohun èlò, ohun, ohun èlo aṣọ wíwọ̀, ohun èlo oúnjẹ àti ohun èlò lílò ní inú ilé. Ọjà tuntun yóò jáde ní ọjọ́ ajé nítorí pé ní ìlú orílẹ̀ èdè mi wọ́n fẹ́ràn láti máa lọ sí ọjà ní gbogbo igba ọjọ́ ajé. Nítorí náà ni Baálẹ̀ ṣe sọ wípé ọjà tuntun yóò jáde ní ọjọ́ ajé èyí tí ó gbẹ̀yìn oṣù kejì èyí tí a wà nínú ẹ̀ lọ́wọ́lọ́wọ́.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni èrò rere. Ìkan nínú àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni láti ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́ ti ìpínlẹ̀ orílè-èdè tí mo wà yìí. Èrò mi ni láti ṣe iṣẹ́ ní ilé ìfowópamọ́ tí mo wà ní orílè-èdè eh lọ́wọ́lọ́wọ́. Mo fẹ́ràn láti ṣiṣẹ́ nílé ìfowópamọ́ náà nítorí pé mo jẹ́ ẹni tí ó jáfáfá, tí ó sì jẹ́ ẹni tí ó mọ iṣẹ́ ṣe takuntakun ní gbogbo ìgbà. Nítorí náà ni mo ṣe lérò láti ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ ìfowópamọ́ titi orílè-èdè yìí.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmúrà nígbà tí o bá ń mu ohun mímu? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfàmúrà nígbà tí mo bá ń mu ohun mímu. Èyí jẹ́ kí ohun mímu kí ó yára láti mú, ó sì máa ń jẹ́ kí ènìyàn tètè rí ohun tí ó fẹ́ mu gbá mú. Nítorí náà ni mo ṣe fẹ́ràn láti máa lo ọ̀pá ìfàmúrà nígbà tí mo bá ń mu ohun mímu.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Mo kẹ́kọ̀ọ́ púpọ̀ lára àti kojú ìdènà ọkọ̀ lára bàbáa mi. Nigbati mo wa ni kekere, baba mi ma n ni idojuko idena oko pupo. Ìkan nínú àwọn ọ̀nà tí wọ́n máa ń gbà láti kojú ìdènà ọkọ̀ náà ni láti bu omi sí radiétọ̀ ọkọ̀ àti nígbà mìíràn wọ́n máa pe alátùnse ọkọ̀ tí ó mọṣẹ́ dáradára láti wá bá wọn ṣe ìdojúkọ ọkọ̀ náà. Nígbà tí mo dàgbà tí mo ń rí ìdojúkọ ọkọ̀, èmi náà gẹ́gẹ́ bí ọmọ tí ó ti ní ẹ̀kọ́ nípa ìdojúkọ ìdènà ọkọ̀, màá wo ibi radiétọ̀ àti ibi ọkàn ọkọ̀ náà bóyá ó wà dáradára. Tí kò bá wà dáradára, màá pe àwọn alátùnse ọkọ̀ láti wá bá mi wo ìdènà tí ó fa kí ọkọ̀ mi má rìn nígbà náà. Bayii ni mo se ma n koju idena oko.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ nítorí pé ní òwúrọ̀ gbogbo nǹkan máa ń dákẹ́ rọ́rọ́. Kò sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tàbí ènìyàn. Gbogbo ojú òfuurufú àti ilẹ̀ ó máa dákẹ́ rọ́rọ́. Gbogbo nǹkan máa tutù wini wini. Gbogbo ohun tí ó wà ní agbègbè tàbí ní àyíká máa dákẹ́ rọ́rọ́. Èyí jẹ́ kí ohun gbogbo ní àkókò òwúrọ̀ yìí kí ó ṣe é ṣe nítorí pé kò sí ìdíwọ́ tàbí ìdènà. Eléyìí mú mi jẹ́ kí n fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ dáradára.

Àwọn app wo ni o máa ń lò jù lọ? App tí mo máa ń lò jù lọ ni app òǹkà ẹ̀kọ́. Èyí tí ó wà ní kíkà òǹkà ilẹ̀ èdè Yorùbá. Òun ni mo máa ń lò ní gbogbo ìgbà nítorí pé mo fẹ́ràn òǹkà púpọ̀. Nítorí pé mò ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ ìfowópamọ́. Eléyìí jẹ́ kí n fẹ́ràn láti máa lo app òǹkà ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, ṣé o máa ń gbàgbé àpò ẹ̀yìn? Bẹ́ẹ̀ni mo máa ń gbàgbé àpò ẹ̀yìn nítorí pé ní ọjọ́ kan tí bàbá mi fún mi ní owó lọ sí ilé ìwé láti fi ra oúnjẹ ní ọ̀sán ní àkókò oúnjẹ ọ̀sán. Ní kété tí bàbá mi fún mi ní owó náà, mo fi owó sí àpò ẹ̀yìn. Nígbà tí ó di àkókò láti ra oúnjẹ ọ̀sán, mo kí ọwọ́ bọ àpò ẹ̀yìn. Bẹ́ẹ̀ni, mi ò rí owó tí mo fi sí àpò ẹ̀yìn. Owó náà ti sọnù. Láti ìgbà yìí ni mo ṣe máa ń gbàgbé àpò ẹ̀yìn nítorí pé mi ò fi owó sí àpò ẹ̀yìn mọ́. Láti ìgbà tí mo ti rí ìdojúkọ ìsọ owó nù náà, láti ìgbà yìí ni mo ti máa ń gbàgbé àpò ẹ̀yìn.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn wọ̀ ni ìbọ̀sẹ̀ aláwọ̀ funfun. Mo fẹ́ràn láti máa wọ ìbọ̀sẹ̀ aláwọ̀ funfun nítorí pé ó túnmọ̀ ìmọ́tótó. Ó túnmọ̀ pé mo fẹ́ràn ìmọ́tótó ní ìgbà gbogbo nítorí pé ẹni tí ó bá ń wọ ìbọ̀sẹ̀ funfun ó gbudọ̀ máa ṣe tónítóní, ó gbudọ̀ máa ṣe ìmọ́tótó. Itò rièyì àwọn ènìyàn máa ń fẹ́ràn mi wọ́n dẹ̀ máa ń fi dàńṣákì fún mi nítorí pé mo fẹ́ràn láti máa wọ ìbọ̀sẹ̀ funfun.

Nígbà wo ni o kẹ́yìn kọ ǹkan tuntun ní ibi iṣẹ́? Ìjọ́ tí mo kẹ́yìn kọ ǹkan tuntun ní ibi iṣẹ́ ni ìjọ́ tí mo pẹ́ dé ibi iṣẹ́ nítorí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ èyí tí ó wáyé fún bí ọgbọ̀n ìṣẹ́jú sí wákàtí kan. Mo pẹ́ dé ibi iṣẹ́, nígbà tí mo dé ibi iṣẹ́ ni mo ríi pé ọ̀gá ilé iṣẹ́ ti gbé ohun tuntun kan fún àwa tí a bá ń ṣe iṣẹ́. Àwọn olùbáṣiṣẹ́ yòókù ti ń kọ ẹkọ náà lọ. Nígbà náà ni mo kẹ́yìn kọ ǹkan tuntun ní ibi iṣẹ́ nítorí pé mo pẹ́ dé ibi iṣẹ́. Èyí jẹ́ kí n jẹ́ ẹni tí ó kẹ́yìn láti kọ ǹkan tuntun ní ibi iṣẹ́. Èyí jẹ́ ìbaninújẹ gbáà.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yíya àwòrán. Èyí jẹ́ ohun ẹ̀bùn èyí tí mo mọ̀ nígbà tí mo wà nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Tí olùkọ́ bá ya àwòrán sí ojú pátákó, mo jẹ́ ẹni kan tí ó máa kọ́kọ́ rí àwòrán náà yà. Èyí jẹ́ kí ń ṣe àwárí pé mo fẹ́ràn láti máa ya àwòrán. Ó jẹ́ ẹ̀bùn ìgbà kékeré mi, èyí sì jẹ́ kí olùkọ́ fẹ́ràn mi nítorí pé mo fẹ́ràn láti máa ya àwòrán. Mo sì jẹ́ ẹni àkọ́kọ́ tí ó mọ àwòrán yà jù lọ nínú àwọn ẹlẹgbẹ́ mi.

Ìgbà mélòó ni o máa ń ṣàyẹ̀wò ìmélì rẹ? Mo máa ń ṣe àyẹ̀wò ìmélì mi ó kéré tán ní ẹẹ́mẹ́fà ní ọ̀sẹ̀. Èyí jẹ́ kí n dágajiá, kí n dẹ̀ ṣe yégé nínú gbogbo ìrìnàjò mi nítorí pé mo máa ń ṣe àyẹ̀wò ìmélì mi ní ìgbà gbogbo. Ó kéré tán ní ẹẹ́mẹ́fà. Ni àárín ọ̀sẹ̀, mo máa ń ṣe àyẹ̀wò ìmélì mi ní ẹẹ́mẹ́fà. Ni gbogbo ọjọ́ ọ̀sẹ̀ ni mo máa ń ṣe ìmélì mi. Èyí jẹ́ kí ó dára kí ara mi ṣe yégé nítorí pé mo máa ń ṣàyẹ̀wò ìmélì mi lẹ́ẹ́mẹ́fà ní ojoojúmọ́.

Bẹ́ẹ̀ni, ṣe o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà dáradára. Ní ọjọ́ ajé, mo máa ń ṣe ìtọ́jú ọjà. Ní ọjọ́ ẹtì, mo máa ń ṣe ìtọ́jú ọjà. Ní ọjọ́ àbámẹ́ta, mo máa ń ṣe ìtọ́jú ọjà. Èyí jẹ́ kí àwọn ènìyàn fẹ́ràn mi nítorí pé mo máa ń ṣe ìtọ́jú ọjà, mi ò sì jẹ ẹni tí ó rojú láti máa ṣe ìtọ́jú ọjà náà. Mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà nígbà gbogbo.

Irú kọ̀ǹpútà wo ni ò ní? Irú kọ̀ǹpútà tí mo ní ni kọ̀ǹpútà ilé iṣẹ́ Microsoft. Èyí jẹ́ kọ̀ǹpútà tí mo nífẹ̀ẹ́ jù lọ nítorí pé ó máa ń ṣe iṣẹ́ kíákíá, ó ṣì máa ń gbọ́ nǹkan tí mo bá fẹ́ kó ṣe ní gbogbo ìgbà. Èyí jẹ́ kọ̀ǹpútà tí mo nífẹ̀ẹ́ sí jù lọ. Kọ̀ǹpútà Microsoft jẹ́ kọ̀ǹpútà ìgbàlódé ti tòní. Nítorí rẹ̀ ni mo ṣe ra kọ̀ǹpútà Microsoft ní ọdún ọgbọ̀n ó lé márùn ún.

Kí ni o máa ń ṣe nígbà tí ọjọ́ bá rọ̀? Nígbà tí ọjọ́ bá rọ̀, mo fẹ́ràn láti máa lọ sí ìdí abẹ́ igi máńgòrò láti lọ ka ìwé tàbí láti kọ́ ẹ̀kọ́ tuntun. Mo fẹ́ràn láti máa ka ìwé nígbà tí ọjọ́ bá rọ̀ nítorí wípé ibi gbogbo á dákẹ́ rọ́rọ́. Ariwo máa dínkù, súnkẹrẹ pàkẹrẹ ọkọ̀ máa dínkù, ariwo ènìyàn máa dínkù, gbogbo abẹ́ igi máa dákẹ́ rọ́rọ́ rọ́rọ́. Nítorí ẹ̀ ni mo ṣe nífẹ̀ẹ́ láti máa kàwé nígbà tí ọjọ́ bá rọ̀. Nítorí pé gbogbo tí mo bá kà nínú ìwé náà ni ó máa ṣe yege yege.

Ṣé o mọ̀ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ. Tí a bá ti dá iná jó pẹ̀lú igi tàbí gáàsì, a máa gbé pọ́ọ́tì kaná, a máa bu omi ike kékeré méjì síi, a máa dé pọ́ọ́tì náà pa. Lẹ́yìn ìṣẹ́jú mẹ́ta, mẹ́rin, tàbí márùn tàbí mẹ́wàá, a máa bu ìrẹsì kọ́ọ̀pù tí a bá fẹ́ jẹ, méjì tàbí mẹ́ta sí inú ìṣasùn pọ́ọ́tì náà, a máa dé pa. Lẹ́yìn ọgbọ̀n ìṣẹ́jú, a máa sì wò, a máa fi iyọ̀ si, a máa dé pa fún ìṣẹ́jú mẹ́ta tàbí mẹ́rin. A máa sì a máa yẹ̀wò bóyá ìrẹsì náà ti jinná fún jíjẹ. Lẹ́yìn èyí, a lè bẹ̀rẹ̀ sí jẹ ìrẹsì náà. Báyìí ni a ṣe ń ṣe oúnjẹ.

Bẹ́ẹ̀ni. Ṣé o máa ń fi ìdáàbòbò ọrùn sara? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò ọrùn sara nítorí pé ó dára láti pa ọrùn mọ́ lọ́wọ́ ibi. Ìdáàbòbò ọrùn sara o máa ń jẹ́ kí ọrùn kí ó má rí ewu tàbí rí ìjàmbá. Nítorí náà ni mo ṣe máa ń fi ìdáàbòbò ọrùn sara ní ìgbà gbogbo ní inú ilé àti ní ìta àti ní ojú pópó mo máa ń fi ìdáàbòbò ọrùn sara.

Gíga tó ga tó, mo ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà méje. Mo ga fío fío, èyí jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n fún mi ní inágíjẹ́ ìgalà nítorí pé ó jẹ́ ẹranko tí ọrùn rẹ̀ gùn púpọ̀. Nítorí náà ni àwọn ènìyàn se máa ń pè mí ní ìgalà nítorí pé mo ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà méje.

Nígbà wo ni o má ń ṣe ìmọ́tótó ilé rẹ? Mo má ń ṣe ìmọ́tótó ilé mi ní òwúrọ̀ ní dédé agogo mẹ́fà òwúrọ̀ ní ojoojúmọ́. Mo ma ń ṣe ìmọ́tótó inú ilé mi ní ojoojúmọ́ ní dédé ago mẹ́fà nítorí pé ó ma gbà mí ní wákàtí méjì láti ṣe ìmọ́tótó ilé mi kó mọ́ tónítóní. Ní dédé agogo mẹ́fà ọjọ́ ni mo má ń ṣe ìmọ́tótó ilé mi nígbà gbogbo ní òwúrọ̀ kùtù hài.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Beeni, mo ma n tan ikini lori foonu mi mo feran lati ma tan ikini lori foonu mhi, nitoripe foonu mi rewa pupo, o si ni gbogbo ohun elo ti eniyan ma n fi foonu se. Nítorí náà ni mo ṣe fẹ́ràn fóònù mi. Èyí jẹ́ kí ń máa tan ìkíni lórí fóònù mi nígbà gbogbo. Mo feran pupo lati ma tan ikinni lori foonu mhi.

Ṣé o máa ń ṣe àtúnlò nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlò ǹkan bí aṣọ wíwọ̀, bí bàtà wíwọ̀, bí ǹkan lílò. Mo máa ń ṣe àtúnlò ǹkan wọ̀nyí. Tí mo bá wọ bàtà ní ọjọ́ kìíní, ọjọ́ kejì, mo máa fọ̀ ọ́. Mo máa ṣe àtúnlò bàtà yìí nígbà mìíràn tí mo bá tún fẹ́ jáde. Tí mo bá wọ aṣọ lónìí, mo máa wọ̀ ọ́ nígbà mìíràn títí mo máa fọ̀ ọ́ mọ́ tónítóní. Tó bá ti gbẹ, mo máa ṣe àtúnwò rẹ̀. Èyí jẹ́ kí ń máa ṣe àtúnlò ǹkan tí mo bá ní.

Ṣé o máa ń wo ètò tẹlifísàn? Bẹ́ẹ̀ni, mo máa ń wo ètò tẹlifísàn. Ni òwúrọ̀, mo máa ń wo ètò tẹlifísàn. Ni agogo mẹ́fà òwúrọ̀ títí di ago méje, ètò tẹlifísàn èyí tí ó máa ń sọ ìròyìn ìgbàlódé. Kí n tó lọ sí ilé ìwé, mo máa ń wo ètò tẹlifísàn. Tí mo bá tún dé láti ilé ìwé, mo máa ń wo ètò tẹlifísàn eré ìtàgé tàbí eré àgbábọ́ọ̀lù lórí ètò tẹlifísàn. Èmi àti àwọn bàbá àti òbí mi la máa ń dìjọ wo ètò tẹlifísàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn. Àwọn ètò tẹlifíṣàn tí mo máa ń wò ni eré ìtàgé. Mo fẹ́ràn eré ìtàgé lórí tẹlifíṣàn, nítorí pé ó jẹ́ ètò tí ó máa ń mú ni mọ ohun tó dára. Ó jẹ́ ètò tó máa ń fún ni ní ẹ̀kọ́, tí máa ń fún ni ní ọgbọ́n, tí máa ń fún ni ní òye. Ó jẹ́ ètò èyí tí ó máa ń fún ni ní ọgbọ́n àti òye. Ó jẹ́ ètò èyí tí ó máa ń tọ́ni ṣọ́nà, tí ó máa ń gba ẹni ni ọwọ́ aburú, tí ó máa ń gba ẹni ní ọwọ́ àṣìṣe, tí ó máa ń kọ́ ni láti má ṣe wu ìwà tí kò tọ́. Mo máa ń wo ètò tẹlifíṣàn, ètò eré orí ìtàgé, èyí tí ó máa ń kọ ọmọdé ní ọgbọ́n, èyí tí ó máa ń kọ ọmọdé láti tọ ọ̀nà tí ó yẹ gere, láti má má wí wà kú wà ní àwùjọ tàbí ní ilé ìwé. Ètò eré ìtàgé orí tẹlifíṣàn ó jẹ́ ètò tí ó máa ń fún akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ òye láti lo ilé ayé, láti dàgbà láwùjọ àti láti mọ ohun tí ó tọ́ àti ohun tí ó yẹ láti ṣe ní àwùjọ.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Àlàáfíà. Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Nítorí pé nígbà tí mo wà ní kékeré, àwọn òbí mi fi kọ́ mi pé àlàáfíà ni ó dá kí ènìyàn máa rìn. Ọmọlúàbí, wọ́n ń kọ́ mi pé ọmọlúàbí kì í rìn pẹ̀lú jàndùkú. Ọmọlúàbí kì í rìn irun wàlá. Ọmọlúàbí kì í rìn nínú ìpànìyàn kékeré. Ọmọlúàbí kì í dàgboru. Ọmọlúàbí kì í ṣì ṣe ìkóbá ẹnikẹ́ni. Ọmọlúàbí máa ń rìn ní àlàáfíà. Ìyẹn ni àwọn òbí mi fi kọ́ mi. Láti ìgbà kékeré mi ni mo máa ń rìn ní àlàáfíà. Nígbà tí mo tó ń dàgbà, mo máa ń rìn ní àlàáfíà. Nígbà tí mo tó ń di ọ̀dọ́, mo máa ń rìn ní àlàáfíà. Nítorí pé ìwà ọmọlúàbí ò ní kí ó máa rìn ní àlàáfíà. Bẹ́ẹ̀ni, nígbà gbogbo ni mo máa ń rìn ní àlàáfíà.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Mo máa ń lọ sùn ní àkókò wákàtí kẹjọ, ní agogo mẹ́jọ alẹ́ ni mo máa ń lọ sùn ní ojoojúmọ́ nítorí pé tí ó bá ti di ago mẹ́jọ ni bàbá àti ìyá mi máa ní kí n lọ sùn kí n ba lè tètè jí ní òwúrọ̀, kí n ba lè tètè múra lé ẹ̀kọ́ ní ọjọ́ kejì. Torí ẹ̀ ni mo ṣe máa ń sùn ní agogo mẹ́jọ alẹ́ ní ojoojúmọ́. Tí mo bá ti wo tẹlifíṣàn di ago mẹ́jọ ni bàbá mi àti ìyá mi máa ní kí n lọ sùn ní dédé agogo mẹ́jọ alẹ́, nígbà náà ni mo máa lọ sùn.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Bàbá mi ra ẹ̀rọ ìgbésókè sí inú ilé. Tí mo bá ti fẹ́ bá bàbá mi tàbí ìyá mi tàbí àbúrò tàbí ọ̀rẹ́ sọ̀rọ̀ tí wọ́n kò sí pẹ̀lú mi, màá lo ẹ̀rọ ìgbésókè láti bá bàbá mi, ìyá mi, àbúrò mi, ẹ̀gbọ́n tàbí ọ̀rẹ́ sọ̀rọ̀. Tí mo bá ní ìpè pàjáwìrì tàbí ohun kan tí mo fẹ́ bá bàbá, ìyá, àbúrò tàbí ẹ̀gbọ́n sọ ní àkókò sí àkókò, mo máa ń lo ẹ̀rọ ìgbésókè láti bá wọn sọ̀rọ̀. Èyí ni ó máa ń jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ nígbà tí ó wù mí kí n sì gbóhùn àwọn aládùúgbò àbí àwọn mọ̀lẹ́bí mi. Nígbà kúgbà tí mo bá fẹ́ bá wọn sọ̀rọ̀, màá lo ẹ̀rọ ìgbésókè láti bá wọn sọ̀rọ̀

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Mo máa ń pín owó náà gẹ́gẹ́ bí ó bá ṣe yẹ pẹ̀lú àwọn ọ̀rẹ́. Tí ó bá jẹ́ owó tí a jọ ní ìfẹ́ sí, màá pín dọ́gba dọ́gba. Ṣùgbọ́n tó bá jẹ́ pé owó mi ni, màá pín ní ìda, sí ìda mẹ́ta, màá kó ìda méjì, màá kó ìdá kan fún ọ̀rẹ́ mi. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń pín nítorí pé àwọn òbí mi fi kọ́ mi pé kí ènìyàn máa fún ọ̀rẹ́ rẹ̀ ní ohun tó ní, níwọ̀nba díẹ̀ tí èèyàn bá lè fi ṣàánú. Kí ènìyàn fún ọ̀rẹ́ rẹ̀ kí ohun tìkalárẹ̀ kó sì mú yòókù. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi, mo máa ń kó ìda méjì, màá sì kó ìdá kan fún ọ̀rẹ́.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ rẹ? Àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ mi pọ̀ púpọ̀. Àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ mi ni oúnjẹ. Oúnjẹ oríṣiríṣi ló wà nínú àpò ọwọ́ mi. Nínú àpò ọwọ́ mi, oúnjẹ jíjẹ wà níbẹ̀. Ìrẹsì, ẹ̀wà, àkàrà, pọ̀nmọ́, semo, ẹja. Nínú àpò ọwọ́ mi, nǹkan mímu wà níbẹ̀ bíi omi, Pepsi, ọsàn àti nǹkan mìíràn. Ohun tó tún wà nínú àpò ọwọ́ mi, òun ni fóònù, àpérànṣẹ, ìyarun, kọ́pù, aṣọ, oúnjẹ àti kèrègbè ẹmu. Ohun tó tún wà nínú àpò ọwọ́ mi, òun ni omi àti ohun jíjẹ tó pọ̀, ìwé kíkà, aṣọ wíwọ̀, fìlà. Ọwọ́ mi.

Nígbà wo ni o kẹ́yìn gún ọkọ̀ akẹ́rù? Nígbà tí mo wà ní kékeré ni mo kẹ́yìn gún ọkọ̀ akẹ́rù. Nígbà tí mo wà ní kékeré, kò la kò sábé ní àwọn òbí mi. Ni dédé aago méje nígbà tí mo bá ń lọ sí ilé ẹ̀kọ́, nígbà náà ni màá dúró ní òpópónà márosẹ̀. Màá dúró fún àwọn ọkọ̀ tó ń lọ sí ọ̀nà ilé ẹ̀kọ́ mi. Àwọn ọkọ̀ akẹ́rù tó ń bọ̀ láti oko tàbí tó ń lọ sí oko ni màá gùn. Màá dúró sẹ́yìn gún ọkọ̀ akẹ́rù náà. Ó ni màá wà títí tí màá fi dé ilé ẹ̀kọ́. Nígbà tí mo wà ní kékeré, ọkọ̀ akẹ́rù ó ni mó máa ń gùn lọ sí ilé ẹ̀kọ́. Èyí ni ìgbà kẹ́yìn tí mo gùn ọkọ̀ akẹ́rù.

Bẹ́ẹ̀ni, ṣe orí máa ń fọ́ ọ? Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi. Nígbà tí mo wà ní ọmọ ogún ọdún orí máa ń fọ́ mi gan-an ni. Orí máa ń fọ́ mi tó bẹ́ẹ̀ gẹ́ tí màá máa ké, tí màá máa sun ẹkún, tí gbogbo ará àdúgbò máa gbọ́ igbe ẹkún mi. Nígbà tí mo wà ní ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, orí máa ń fọ́ mi, orí máa ń fọ́ mi gan-an torí máa máa là gọ̀rọ̀ngọ̀rọ̀. Nígbà náà ni màá máa ké, tí màá máa sunkún, tí màmá mi dè máa rẹ̀ mí pé kí n má sunkún mọ́. Gbogbo ohun tí wọ́n bá ní ni wọ́n máa lò fún mi láti dẹ́kun orí fífọ́ náà. Orí máa ń fọ́ mi tó bẹ́ẹ̀ gẹ́ tí gbogbo ará ilé máa mọ ohun tó ń ṣe mí. Ṣùgbọ́n màmá mi máa fún mi ní òògùn àti ẹ̀rọ láti pa orí fífọ́ náà nítorí pé orí máa ń fọ́ mi.

Báwo ni ìgbéyàwó? Báwo ni ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ìgbéyàwó, ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn ó le púpọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, tí ó jẹ́ pé èmi nìkan kò lè dá ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn ṣe. Mo pe àwọn alájùmọ̀ ṣiṣẹ́ mi kí a jùmọ̀ ṣe ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn. Nítorí pé ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn ó le, iṣẹ́ tó le gan-an ni ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn. Èmi àti àwọn alábàágbé mi àti àwọn ọ̀rẹ́ mi ni a jọ ṣe ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn. Nítorí pé ó le, èmi nìkan kò lè ṣe ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn. Mo pe ọ̀rẹ́ àti ojúlùmọ̀ àti àwọn ará ilé mi láti jọ ṣe ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn nítorí pé ó le gan-an ni.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aago ọwọ́. Lati kékeré ló ti mọ̀ mi lára láti máa wọ aago ọwọ́. Bàbá mi fẹ́ràn láti máa ra ago ọwọ́ fún mi nítorí pé ó mọ̀ pé mo fẹ́ràn láti máa wọ ago ọwọ́. Èyí ni ó mọ̀ mi lára láti ìgbà èwe mi wá láti máa wọ ago ọwọ́. Aago ọwọ́ dára púpọ̀ nítorí pé ó máa ń mú ni dára, ó máa ń mú ní, ní ẹwà, ó máa ń bu ẹwà kún ènìyàn. Nítorí náà ni mo ṣe fẹ́ràn láti máa wọ ago ọwọ́. Mo fẹ́ràn aago ọwọ́ nítorí pé ó máa ń dára, ó máa ń buyì kún yàn, ó sì máa ń mú ọ̀dọ́ kó wo láti máa wọ aago ọwọ́. Nítorí e ni mo ṣe máa ń wọ aago ọwọ́.

Ṣé o ti lọ sí àgọ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí àgọ́ rí. Nígbà tí mo wà ní kékeré, èmi àti àwọn àbúrò mi, bàbá wa kó wa lọ sí àgọ́. Àgọ́ náà tóbi tó gẹ́, nítorí pé ó gba ènìyàn ogún sí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Gbogbo wa ń ṣeré inú, a sì bá ara wa yọ̀ nítorí pé apọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí inú wa dùn tí a sì ń ṣeré. Bàbá mi ló ni àgọ́ náà. Wọ́n kó gbogbo wa lọ sí àgọ̀. Mo dẹ̀ ti lọ àgọ́ rí. Inú mi dùn nígbà gbogbo tí a bá ń lọ sí àgọ̀. Èmi àti àwọn ọ̀rẹ́ mi ni a jọ lọ sí àgọ̀. Mo fẹ́ràn láti máa lọ sí àgọ̀

Kí ni ó máa ń mú ọ rẹ́rìn-ín? Ohun púpọ̀ ló máa ń mú mi rẹ́rìn-ín. Ǹkan nínú ohun tó máa ń mú mi rẹ́rìn-ín ni tí mo bá ń wo eré nínú tẹlifísàn, tí ọ̀rọ̀ àwọn òṣèré náà wá pani lẹ́rìn-ín, mo máa rẹ́rìn-ín tí gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi máa mọ̀ pé inú mi dùn jọjọ. Ohun tí ó tún máa ń mú mi rẹ́rìn-ín, òun ni tí àbúrò mi tàbí ẹ̀gbọ́n bá parọ́ fún mi. Tí àwọn ọ̀rẹ́ rẹ̀ wá kẹ́yìn sọ fún mi pé irọ́ ni wọ́n ń pa, mo máa rẹ́rìn-ín nítorí pé àṣírí wọn ti tú sí mi lọ́wọ́. Mo máa ń rẹ́rìn-ín nítorí pé mo fẹ́ràn láti máa rẹ́rìn-ín. Tí mo bá rẹ́rìn-ín, àwọn òbí mi ń sọ pé eyín mi funfun lẹ́lẹ̀, ẹ̀rín mi ó sì buyì kún ẹwà mi, torí ẹ́ ni mo ṣe fẹ́ràn láti máa rẹ́rìn-ín.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ojú ọjọ́ tí kurukuru bá bo ojú ọjọ́. Ojú ọjọ́ kurukuru, ó máa ń mú gbogbo ilẹ̀ mọ́, ó sì máa ń jẹ́ kí gbogbo ilẹ̀ tutù. Torí ẹ́ di mo ṣe fẹ́ràn ojú ọjọ́ tí kurukuru máa ń wà. Ojú ọjọ́ kurukuru, ó máa ń jẹ́ ojú ọjọ́ tí gbogbo ènìyàn máa ń pa lọ́lọ́ ni inú ilé, tí gbogbo ènìyàn sì fẹ́ máa ń wà nínú ilé wọn, ò kí ń fẹ́ jáde ní ojú ọjọ́ kurukuru. Nítorí náà, kò ní sí iṣẹ́, kò ní sí ìlọ sí oko tàbí lọ sí odò. Torí náà ni mo ṣe láìkì ojú ọjọ́ kurukuru.

Báwo ni o ṣe máà ń kí àwọn ènìyàn? Mo máa ń kí àwọn ènìyàn pẹ̀lú ìdọ̀bálẹ̀. Màá fi ọwọ́ méjèèjì kan ilẹ̀. Mà á fi ẹsẹ̀ mi kan ilẹ̀ pẹ̀lú ọwọ́ méjèèjì kan ilẹ̀ lẹ́ẹ̀kan náà. Ní ìgbà mìíràn, mo máa na ọwọ́ síwájú. Mà á bọ ẹnì kejì lọ́wọ́́ tí a bá jọ jẹ́ akẹgbẹ́. Ṣùgbọ́n tí ó bá jẹ́ àgbàlagbà, mà á dọ̀bálẹ̀ kí àgbàlagbà ni. Tó bá jẹ́ pé ọmọdé ni, mà á bọ̀ ọ́ ní ọwọ́. Ìfọwọ́kọwọ́ ni mo ṣe máà ń kí ẹni tí a bá jọ jẹ́ akẹgbẹ́. Ṣùgbọ́n mà á dọ̀bálẹ̀ fún àgbàlagbà. Báyìí ni mo ṣe máà ń kí àwọn ènìyàn. Mo máa ń kí àwọn ènìyàn pẹ̀lú ìdọ̀bálẹ̀ àti pẹ̀lú ìfọwọ́bọwọ́.

Ṣé o ti rìn àjò lọ sí ìlú mìíràn rí? Mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí. Ni ọjọ́ tí èmi àti ìyá mi ń lọ sí ìrìnàjò, ìyá mi ń gun ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lọ. Ó gbé mi sí ẹ̀yìn, òun wà níwájú. Nígbà tí a dé ibi gbèdéke kan ni ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà dúró tí kò lọ mọ́. Ó takú kò lọ mọ́. Ìyá mi bọ́ sí ìta inú ọkọ̀ náà. Èmi náà tẹsẹ̀ sílẹ̀, mo bọ́ sí ìta. A ń wá olùrànlọ́wọ́ tó lè bá wa tún mọ́tò ṣe tó lè ṣe àyẹ̀wò lórí mọ́tò náà. Ṣùgbọ́n a kò rí. A dúró bí wákàtí kan. Màmá mi ń pariwo ìrànlọ́wọ́ bóyá a lè rí ọkùnrin tó lè gbọ́ láti ràn wá lọ́wọ́ nínú ìrìnàjò náà. Ṣùgbọ́n a kò rí ẹni kankan. A dúró tó bẹ́ẹ̀ gẹ́ fún wákàtí méji ká tó rí arákùnrin kan. Arákùnrin náà ló ràn wá lọ́wọ́ láti ṣe ọkọ̀ náà. Lẹ́yìn èyí la tẹ̀síwájú sí inú ìrìnàjò lọ sí ìlú mìíràn. Nígbà tí a dé ìlú mìíràn, a sọ àdojúkọ wa fún ẹni tí a lọ sí ọ̀dọ̀ rẹ̀ pé nú ní ìrìnàjò lọ sí ìlú mìíràn. A ní àdojúkọ púpọ̀ gidigidi.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Rárá o, mi ò jẹ ẹni tí kò jẹ ẹran, nítorí pé mo fẹ́ràn ẹran jíjẹ púpọ̀. Àwọn òbí mi fi ẹran jíjẹ kọ́ mi tó bẹ́ẹ̀ gẹ́ tí mo fẹ́ràn ẹran jíjẹ púpọ̀. Tí mo bá ń jẹ oúnjẹ òwúrọ̀, mo fẹ́ràn láti máa fi ẹran jẹ. Tí mo bá ń jẹ oúnjẹ ọ̀sán, mo fẹ́ràn láti máa fi ẹran jẹ. Tí mo bá ń jẹ oúnjẹ alẹ́, mo fẹ́ràn láti máa fi ẹran jẹ. Mo fẹ́ràn láti máa jẹ ẹran ní gbogbo ìgbà. Mo fẹ́ràn láti máa fi ẹran sí orí oúnjẹ mi ní gbogbo ìgbà. Àwọn òbí mi mọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí wọ́n máa ń fi ẹran méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún sí orí oúnjẹ mi. Oríṣiríṣi ẹran ni mo fẹ́ràn. Mo fẹ́ràn ẹran turkey, mo fẹ́ràn ẹran adìẹ, mo fẹ́ràn ẹran màlúù.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdágẹjẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹjẹ. Mo fẹ́ràn ẹ̀rọ ìdágẹjẹ. Nígbà tí mo wà ní kékeré ni àwọn òbí mi máa ń kọ̀ mí bí a ṣe ń lo ẹ̀rọ ìdákẹjẹ. Mo fẹ́ràn ẹ̀rọ ìdákẹjẹ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ tó jẹ́ pé mo máa ń pẹ́ lórí ẹ̀rọ ìdákẹjẹ. Àwọn ará àdúgbò wa wá máa ń lo ẹ̀rọ ìdágẹjẹ. Bàbá mi tí bàbá mi bá ti jáde lọ, wọ́n máa fún mi ní owó láti lo ẹ̀rọ ìdákẹjẹ. Ojoojúmọ́ ni mo máa ń lo ẹ̀rọ ìdágẹjẹ tí mo bá ti dé láti ilé ìwé láti fi pe bàbá mi àti ìyá mi láti béèrè lọ́wọ́ wọn ibi tí wọ́n fi kọ́kọ́rọ́ ilé wa sí.

Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Omi tí mo máa ń mu lójoojúmọ́ pọ̀ tó kèrèǹgbè ẹmu méjì. Omi tí mo máa ń mu lójoojúmọ́ pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí àwọn òbí mi máa ń sọ fún mi pé omi tí mo máa ń mu ti pọ̀ jù. Nítorí pé omi ṣe dáadáa nínú ago ara. Omi ló máa ń jẹ́ kí oúnjẹ tí a bá jẹ kó lọ sí ìsàlẹ̀. Omi tí mo máa ń mu pọ̀ tó kèrèǹgbè ẹmu méjì. Kèrèǹgbè ẹmu méjì tó pọ̀ tó kọ́ọ̀pù ìmumi márùn-ún lójoojúmọ́ ni mo máa ń mu omi tó pọ̀ tó kèrèǹgbè ẹmu méjì. Nítorí pé omi ṣe ìlera lára.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Mo máa ń ṣe irun mi lóge. Ni ọ̀dọ̀ olùtún irun ṣe. Mo fẹ́ràn láti máa di irun mi. Irú irun dídì tí mo máa ń dì ni shuku, pàtẹ́wọ́, tẹ́nílíànà, kọjúsọ́kọ. Mo máa ń di oríṣiríṣi irun. Mo máa ń da irun mi lóge, nítorí pé irun mi gùn gan. Torí rẹ̀ ni mo ṣe máa ń dá irun mi lóge. Mo máa ń di irun mi ni. Ni gbogbo ọjọ́ ìsinmi ni mo máa ń di irun mi. Ni gbogbo ọjọ́ àlàmísì náà, mo máa ń di irun mi.

Mo fẹ́ràn láti máa ka ìwé. Mo fẹ́ràn láti máa ka ìwé. Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ ni, mo máa ń ka ìwé. Mo fẹ́ràn láti máa ka ìwé ní òwúrọ̀. Mo fẹ́ràn láti máa ka ìwé ní ọ̀sán. Mo fẹ́ràn láti máa ka ìwé ní alẹ́. Ni gbogbo ọjọ́ ni mo fẹ́ràn láti máa ka ìwé. Àwọn òbí mi máa ń sọ fún wa pé ká lọ ka ìwé. Tí a bá ti ṣe eré díẹ̀ ni àwọn òbí mi máa sọ fún wa pé a gbudọ̀ lọ ka ìwé. Lówúrọ̀ àti ọ̀sán àbúrò mi máa ń lọ ń ka ìwé. Ìwé tí mo fẹ́ràn láti máa ka ni ìwé Gẹ̀ẹ́sì. Mo fẹ́ràn láti máa ka ìwé aláwòrán. Mo sì fẹ́ràn láti máa ka ìwé tí a ya àwòrán sí.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Tí mo bá ní ìṣòro ní ibi iṣẹ́, mo máa ń kojú rẹ̀ pẹ̀lú àdúrà sí Ọlọ́run. Tí mo bá gbàdúrà tán, màá wá fi ara balẹ̀ ṣe àwárí bí mo ṣe le kojú ìṣòro náà. Mo lè pe àwọn alájọṣisẹ́pọ̀ mi kí wọ́n fún mi ní ọ̀nà tí mo lè gbà kojú ìṣòro náà tàbí kí èmi ti ká lára mi fara balẹ̀ wo bí mo ṣe le kojú ìṣòro náà. Ni ìgbà mìíràn, màá ṣe tán láti máa ṣé bá ìṣòro náà wí díẹ̀díẹ̀. Mi ò ní fi ìkánjú ṣe ìṣòro náà, màá ṣe ní pípẹ́lẹ̀ láti kojú ìṣòro náà tàbí kí n lọ síta, kí n lọ gba afẹ́rẹ́ díẹ̀ kí n wá padà sínú ilé láti kojú ìṣòro náà.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àti máa ra oúnjẹ ní òpópónà. Mo fẹ́ràn àti máa ra oúnjẹ ní òpópónà nítorí pé oúnjẹ òpópónà ó dára, ó máa ń dùn, ó sì máa ń dín owó. Tí bàbá mi bá ti fún mi ní owó tí mo-- láti ra oúnjẹ, mo máa ń lọ sí òpópónà láti ra oúnjẹ nítorí pé oúnjẹ òpópónà máa ń dùn. Oúnjẹ òpópónà ó sì máa ń dínwó. Oúnjẹ òpópónà kò kí wọ́n. Oúnjẹ òpópónà wọ́n máa ń bá yàn fi sí i. Tẹ́yàn bá ra oúnjẹ òpópónà, mo máa ń yó. Nítorí rẹ̀ ni mo ṣe fẹ́ràn láti máa ra oúnjẹ òpópónà. Mo máa ń ra oúnjẹ náà tó bẹ́ẹ̀ gẹ ti mo máa ń jẹ ní àjẹyọ àti àjẹfẹ̀yìntì.

Ṣé o ní ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀. Mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ aláwọ̀ Ìjàpá. Mo nífẹ̀ẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ aláwọ̀ Ìjàpá náà tó bẹ́ẹ̀ gẹ́, nítorí pé kò kí jẹ epo. Epo péléẹ́ṣẹ́ ni mo máa ń dà sínú ọkọ̀ ìjàpá náà, nítorí pé kò kí jẹ epo. Mo máa ń ra epo oní òṣùwọ̀n mẹ́fà láti lọ sí ìlú mìíràn láti lọ láti bọ̀ kò kí jẹ epo. Mo ní ọkọ̀, mo dẹ̀ fẹ́ràn láti máa gun ọkọ̀. Mo nífẹ̀ẹ́ ọkọ̀ ìjàpá.

Oúnjẹ wo ni o mọ bí a ti ń ṣe dáadáa? Oúnjẹ tí mo mọ bí a ti ń ṣe dáadáa ni oúnjẹ ìrẹsì àti ẹ̀wà. Tí a bá fẹ́ ṣe ìrẹsì àti ẹ̀wà, a máa gbé omi ka orí iná gáàsì. Ta bá ti gbé kà áná, a máa bu omi dé ìdajì póòtù ta fẹ́ fi sèé. A máa fi sílẹ̀ kó ó ní mínìtì márùn ún. Tó bá ti pé ìṣẹ́jú márùn ún, a máa da ẹ̀wà sí inú ìkòkò ìṣasùn ta fẹ́ fi ṣe oúnjẹ náà. Lẹ́yìn ìṣẹ́jú márùn ún mìíràn, a máa si a máa fi iyọ̀ si. A máa fi í lẹ̀ fún ogún ìṣẹ́jú. Lẹ́yìn ogún ìṣẹ́jú, a máa da ẹ̀wà àti rice sí inú rẹ̀. Lẹ́yìn, a máa fun ní ogún ìṣẹ́jú mìíràn. Lẹ́yìn ogún ìṣẹ́jú mìíràn, a máa tún fi iyọ̀ díẹ̀ si. A máa fi í sílẹ̀ fún ọgbọ̀n ìṣẹ́jú. Lẹ́yìn ọgbọ̀n ìṣẹ́jú, a máa si a máa wò bóyá ó ti jinná. Tó bá ti jinná, a máa fi í lẹ̀ fún ìṣẹ́jú méjì mìíràn. Lẹ́yìn ìṣẹ́jú mìíràn, oúnjẹ náà di jíjẹ. Nìyẹn.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù ni ọsàn. Mo fẹ́ràn láti máa mu ọsàn nítorí pé ó sara lóore, ó sì máa ń fún ni ní okun àti ẹ̀jẹ̀. Dókítà mi sọ fún mi pé ọsàn máa ń mú okun àti ẹ̀jẹ̀ dán tónítóní, ó sì máa ń jẹ́ kí ènìyàn tètè dàgbà dáradára kí ojú kí ó má gbo. Nítorí náà ni mo ṣe fẹ́ràn láti máa mu èso ọsàn. Mo fẹ́ràn láti máa mu èso ọsàn tí mo bá ti jẹ oúnjẹ tán ní ìṣẹ́jú ogún, tí mo bá jẹ oúnjẹ tán ni mo máa ń mu ọsàn ní ojoojúmọ́.

Báwo ni o ṣe máa ń dáàbòbo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí íńtánẹ́ẹ̀tì? Mo máa ń dáààyè bo ìkọ̀kọ̀ mi lórí internet, ní àti fi àwọn ǹkan bí picture mi àti gbogbo òun tí mo fi sí orí internet ma fi sí ibi tí àwọn ènìyàn àti ẹnikẹ́ni ò tí lè wò òun tí mo fi sí ibi bẹ́. Mo má a ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí internet nípa fífi gbogbo ohun tí mo fi sí orí internet pamọ́. Fún ẹnikẹ́ni ò lè ráàyè dé ibẹ̀ àfi èmi nìkan.

Ṣé o má ń pa ohun ọ̀ṣọ́ sára? Bẹ́ẹ̀ni, mo má ń pa ohun ọ̀ṣọ́ sára. Ni ìgbà gbogbo ni mo máa ń pa ohun ọ̀ṣọ́ sí ara. Tí mo bá ní òde àpèjẹ tí mo fẹ́ lọ, mo má ń pa ohun ọ̀ṣọ́ sára kí n lè dùn wò. Mo má ń fi ohun ọ̀ṣọ́ sí ọwọ́ mi méjèèjì àti òrùka ọwọ́. Mo má ń fi ohun ọ̀ṣọ́ sí ọrùn. Mo má ń fi ohun ọ̀ṣọ́ sí gbogbo ara mi. Mo má ń fi ohun ọ̀ṣọ́ sí ara láti jẹ́ kí ara mi kí ó dùn wò ní àwùjọ. Mo má ń pa ohun ọ̀ṣọ́ sí ara nígbà gbogbo.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Mo fẹ́ràn àti máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun tí fóònù tuntun mìíràn bá ti jáde. Nítorí pé mo fẹ́ràn ẹ̀rọ ayárabíàṣá púpọ̀. Tí ẹ̀rọ ayárabíàṣá tí mò ń lò bá jábọ́ sílẹ̀ tí ojú rẹ fọ́ tàbí tí ó bọ́ sínú omi tàbí tí ẹ̀rọ ayárabíàṣá mi bọ́ sí ojú pópó tí ọkọ̀ sì tẹ̀ ẹ́ mọ́lẹ̀, mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Tàbí kí n lọ sí ibi tí wọ́n ti ń ta ẹ̀rọ ayárabíàṣá kí n sì ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ayárabíàṣá tuntun.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Nígbà mìíràn tí mo bá wà nínú ọkọ̀, ẹlòmíràn lè fẹ́ yàgbàrà kó fẹ́ gbá mọ́tò mi látẹ̀yìn tàbí lẹ́gbẹ̀ẹ́, mo máa ń bínú. Mo máa ń sọ̀rọ̀ burúkú sí ẹni náà. Mo máa ń bínú, nígbà mìíràn nínú ọkọ̀ tí ẹlòmíràn ò ń bá ń sá eré àsápajúdé Ni iwájú mi tàbí tí ó fẹ́ tètè yára jù mí lọ tí ó sì fẹ́ ṣe àkóbá fún mi, mo máa ń bínú. Mo máa ń bínú nígbà mìíràn tí mo bá wà nínú ọkọ̀, tí ẹlòmíràn bá fẹ́ gbá iwájú mọ́tò mi. Nígbà tí mo bá ń wa ọkọ̀, tẹlòmíràn tí ó fẹ́ gbá iwájú mi, tó fẹ́ jẹ́ kí ń sá eré àsápajúdé, mo máa ń bínú.

Bẹ́ẹ̀ ṣe ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? Bẹ́ẹ̀ ni ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí. Nítorí pé Olúwa kọ́ wa pé kí a dáríji àwọn ènìyàn wa kí òun lè bá daríji àwa náà. Ó ní kí á dáríji àwọn tí ó ṣẹ̀ wá kí òun ba lè dáríji àwa náà. Nítorí ẹ ni mo ṣe ń dáríji àwọn tí ó ṣẹ̀ mi láti jẹ́ kí èmi náà kí n rí ìdáríjì ní ọ̀dọ̀ Ọlọ́run. Ó rọrùn fún mi gan láti darí àwọn ènìyàn jí nítorí pé ó máa jẹ́ kí èmi náà gẹ́gẹ́ bí ènìyàn kí n ní ìfọ̀kànbalẹ̀, kí ọkàn mi kí ó mọ́, kí n sì mọ ohun tó kàn láti tẹ̀síwájú nínú ìrìnàjò ayé mi.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Mo máa ń lọ sí ilé ìjọsìn ní ẹ̀ẹ̀mẹta ní ojoojúmọ́. Ìgbà àkọ́kọ́ tí mo máa ń lọ sí ilé ìjọsìn ni ọjọ́ ìsinmi tí mo máa ń lọ ní ago mẹ́jọ àárọ̀, mo máa ń dé ní ago méjìlá ọ̀sán. Ìgbà kejì tí mo máa ń lọ sí ilé ìjọsìn ni ọjọ́rú tí mo máa ń lọ ní ago mẹ́sàn-án, màá sì padà ní ago méjìlá. Mo tun máa ń lọ sí ọjọ́ ìjọsìn ni ìṣóòru ní ọjọ́ àbámẹ́ta ní ìsinmá. Bẹ́ẹ̀ ni dédé ago méjìlá òru tí ó sì máa ń parí ago márùn-ún ìdájí. Mo nífẹ̀ẹ́ láti máa lọ sí ilé ìjọsìn. Mo nífẹ̀ẹ́ láti máa gbàdúrà sí Olúwa. Mo nífẹ̀ẹ́ láti máa ṣẹ́ fẹ Olúwa nípasẹ̀ lílọ ibi ìjọsìn. Mo nífẹ̀ẹ́ lá-láti máa wà pẹ̀lú Ọlọ́run nípasẹ̀ lílọ sí ibi ìjọsìn lóòrèkóòrè.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Mo fẹ́ràn láti máa gbọ́ orin ti Krìstẹ́nì. Mo fẹ́ràn láti máa gbọ́ nítorí pé ó máa ń mú ìmísí wá nígbà tí mo bá wà ní inú ìṣòro. Mo fẹ́ràn láti máa gbọ́ orin gósípẹ́ẹ̀lì, orin Krìstẹ́nì, ó máa ń tún ọkàn mi ṣe, ó máa ń mú ọkàn mi láradá, ó máa ń mú ìgbàgbọ́ mi dúró láti máa ya ẹ̀ṣẹ̀ kúrò nípa ọ̀nà Olúwa. Ó máa ń mú mi ní ìgbàgbọ́ nínú Olúwa àti nínú Jésù Krístì. Inú mi máa ń dùn, ayọ̀ mi sì máa ń kún nígbà tí mo bá ń gbọ́ orin gósípẹ́ẹ̀lì. Láti inú wá ni ayọ̀ mi máa ń kún. Mo fẹ́ràn láti máa gbọ́ orin gósípẹ́ẹ̀lì. Mo dẹ̀ fẹ́ máa ń gbọ́ ní òwúrọ̀, ọ̀sán àti alẹ́ nígbà tí mo bá fẹ́ sùn.

Àwọn nǹkan tí mo fẹ́ràn lórí písà pọ̀ gidigidi. Ara àwọn nǹkan tí mo fẹ́ràn ni ẹran ẹ̀dọ̀, ẹran jíjẹ. Àwọn nǹkan mìíràn tí mo fẹ́ràn ni sítáàṣì. Àwọn nǹkan mìíràn tí mo tún fẹ́ràn ni àwọn nǹkan dídùn-dídùn tí ó máa ń wà nínú rẹ̀. Ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí mo fẹ́ràn. Rẹ̀ pọ̀ gan tó bẹ́ẹ̀ gẹ́ tí mo fi máa ń jẹ ẹ nígbà gbogbo.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúrọ́? Bátìrì fóònù mi dára tó bẹ́ẹ̀ gẹ́, tó máa ń dúró dáradára, kò kì í tètè já sílẹ̀, ó má ń yára láti, láti já, ó dẹ̀ máa pẹ́ gan an. Mo nífẹ̀ẹ́ bátìrì fóònù mi dáradára nítorí pé kò kì í ṣe iṣẹ́ kúsẹ́, ó máa ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ó ṣe yẹ kó ṣe ṣiṣẹ́. Bẹ́ẹ̀ni mo ṣe láìkì bátìrì fóònù mi, ó dára jù tí mo sì nífẹ̀ẹ́ rẹ̀ nítorí ó jẹ́ kí fóònù mi ó máa pẹ́ dáradára.

Ṣé o mọ bí a ti ń fọn? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń fọn. Ọ̀nà púpọ̀ ni a lè gbà fọn. A lè gbà fọn pẹ̀lú fèrè, a lè gbà fọn pẹ̀lú ohun èlò ọkọ̀, a lè gbà fọn pẹ̀lú àwọn èlò mìíràn. Fí fọn ó dára láti máa pe àkíyèsí fún ènìyàn àti láti máa jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé a wà ní tòsí. Torí ẹ ni ó ṣe dára láti mọ fọn. Mo fẹ́ràn láti máa fọn níwọ̀n ìgbà tí mo bá wà nínú ọkọ̀ tí mo wà ní òpópónà márosẹ̀. Mo fẹ́ràn láti máa fọn gan.

Ṣé o ti dúró nílé ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Ṣé o ti dúró lílò ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ni mo ti dúró ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí. Ó bu iyì púpọ̀ láti dúró níbi ẹ̀yọ ohun èlò ẹ̀rọ ayárabíàṣá. Ó bu iyì fún mi púpọ̀. Mo dúró fún òdídi wákàtí márùn ún láti lo ẹ̀rọ ayárabíàṣá náà.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Mo má ń ṣe àgbéjáde ìròyìn, ohun tí a ṣe ní ibi iṣẹ́ ní ojoojúmọ́. Ni ìgbà mìíràn, èmi ni mo má ń ṣe agbátẹrù àti gbé ìròyìn jáde ní ibi iṣẹ́. Mo má ń ṣe agbátẹrù àti gbé ìròyìn jáde ní ibi iṣẹ́. Bẹ́ẹ̀ni, lójoojúmọ́ ni mo má ń ṣe àtúnyẹ̀wò ìròyìn tí a gbé jáde yẹn ní ọ̀sẹ̀ tó kọjá. Tọkùnrin, tobìnrin, tọ́mọdé tàgbà ilé iṣẹ́ ni mo má ń kọ ìròyìn wọn sílẹ̀. Mo má ń kọ ìròyìn olúkalùkù sílẹ̀ ní ojoojúmọ́, nítorí pé èmi ni agbátẹrù ìròyìn ní ibi iṣẹ́ wa.

Ṣé o fẹ́ràn láti máa jíjó? Mo fẹ́ràn jíjó. Mo fẹ́ràn láti máa jó ní gbogbo ọjọ́ ìsinmi. Mo fẹ́ràn láti jíjó ní inú ìjọsìn ní ọjọ́ ìsinmi. Mo máa ń jó nínú ìjọsìn dára dára. Mo fẹ́ràn láti máa jíjó ní ilé ijó. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa jíjó ní òde àríyá. Mo fẹ́ràn gan láti máa jíjó ní gbogbo ìgbà. Mo fẹ́ràn láti máa jó ní ọjọ́ ìsinmi ní iwájú àwọn ènìyàn pípọ̀ láti fi jíjó yin Ọlọ́run pé ó dá mi sí ní ìgbà gbogbo. Mo fẹ́ràn jíjó gan-an ni.

Ṣé o máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn èniyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Nítorí pé ní ọjọ́ kan tí mo béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn, ṣíṣe ni mo sọnù tí mi ò mọ ibi tí màá gbà mọ̀. Láti ìgbà yìí ni mo ti fẹ́ràn àti máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Yálà ọkùnrin tàbí obìnrin tàbí ọmọdé tàbí àgbàlagbà ni mo fẹ́ràn láti máa ń béèrè ọ̀nà ní ọwọ́ wọn. Tí mo bá ń lọ sí òde tàbí mò ń lọ sí àríyá tí mi ò mọ ọ̀nà, mo, mo máa ń béèrè ọ̀nà ní ọwọ́ àwọn alábàápàdé mi láti júwe ọ̀nà tí ó já ibi tí mò ń lọ fún mi. Mo máa ń béèrè ọ̀nà dáradára.

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Ohun tí mo máa ń ṣe ní àṣálẹ́, ní àṣálẹ́ ní dédé aago méje, mo máa ń gbé oúnjẹ kaná láti dáná fún àwọn àbúrò àti ẹ̀gbọ́n mi. Tí mo bá dáná tán, màá bá àwọn àbúrò mi ṣe iṣẹ́ ẹ̀kọ́ ilé, èyí tí wọ́n gbà wá láti ilé ìwé. Màá bá èyí àgbà tí wọ́n bí tẹ̀lé mi àti àbíkọ́ ẹ̀ mi ṣe ẹ̀kọ́ òǹkà àti ẹ̀kọ́ ẹ́ńgìlísì tirẹ̀. Tí mo bá bá wọn ṣe tán, mo máa wá lọ tan tẹlifísàn, mo máa fi eré ìdárayá síi. Mo fẹ́ràn láti máa wo eré ìdárayá ní àṣálẹ́. Màá wo eré ìdárayá ni dé agogo mẹ́wàá, tí ó bá di ẹyin aago mẹ́wàá, màá kúnlẹ̀, màá ka bíbélì mi. Màá ka bíbélì mi fún ọgbọ̀n ìṣẹ́jú sí wákàtí kan. Màá wá gbàdúrà sí Ọlọ́run. Tí mo bá gbàdúrà tán, màá ka àwọn ìwé tí wọ́n ya Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sí. Tí mo bá ka tán, màá tún orí ibùsùn mi ṣe. Tí mo bá ti tún orí ibùsùn mi ṣe tán, màá wá múra láti sùn. Ìyẹn, èyí ni àwọn nǹkan tí mo máa ń ṣe ní àṣálẹ́ ní ojoojúmọ́ ọjọ́, láti sán-- láti ọjọ́ ìsinmi títí di ọdọ́ à-- ọdọ ọjọ́ àbámẹ́ta.

Àkókò wo ni o fi isirẹ sí? Àkókò tí mo fi èsì mi sí ni àkókò òwúrọ̀. Ìdí tí mo fi fi sí àkókò òwúrọ̀, òní pé mo máa ń ní àsìkò tó pọ̀ láti fi ṣe ohunkóhun ní àkókò òwúrọ̀. Ni òwúrọ̀ ni mo máa ń fọ aṣọ. Ni òwúrọ̀ ni mo máa ń pọn omi. Ni òwúrọ̀ ni mo máa ń gbá ilẹ̀. Mo fẹ́ràn láti máa ṣe ohunkóhun ní òwúrọ̀. Àkókò ọ́fíìsì mi ni ago mẹ́fa àálẹ́. Ìgbà yẹn ni mo máa ń lọ sí ọ́fíìsì torí iṣẹ́ alẹ́ ni mo wà. Àkókò ago mẹ́fa ni mo fi ọ́fíìsì mi sí ni mo máa ń lọ ní ojoojúmọ́ láti bẹ̀rẹ̀ iṣẹ́ mi.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ ju ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Mo fẹ́ràn ẹ̀fọ́ tẹ̀tẹ̀ nítorí pé nígbà tí mo wà ní kékeré, màmá àgbà máa ń ro ẹ̀fọ́ tẹ̀tẹ̀ fún mi. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ni a máa ń fi jẹ iyán, ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ni a máa ń fi jẹ fùfú, ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ohun ni a máa ń fi jẹ òkèlè bí i àmàlà, ẹ̀bà, iyán. Mo fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ nígbà tí mo dàgbà nítorí pé ohun tí wọ́n fi kọ́ mi ní kékeré ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Nítorí náà, nígbà tí mo dàgbà, mo yan ẹ̀fọ́ tẹ̀tẹ̀ láàyò láti máa jẹ ní gbogbo ìgbà. Dájúdájú ní ọjọ́ ìsinmi, ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ni a máa ń fi jẹ iyán.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ìgbà mẹ́ta ni mo máa ń ra epo fún ọkọ̀ mi. Mo máa ń ra epo fún ọkọ̀ mi ní ọjọ́ ajé. Ní kété tí mo bá kúrò nílé tí mò ń lọ sí ibi iṣẹ́ ni mo máa ń ra epo sínú ọkọ̀ mi. Ni ọjọ́ àìkú tí mo bá ń bọ̀ láti ibi iṣẹ́, mo máa ń ya ile ìfi epo sí ọkọ̀, màá ra epo fún ọkọ̀ mi. Ni ọjọ́ ìsinmi tí mo bá ń lọ sí ṣọ́ọ̀ṣì láti jọ́sìn, mo máa ń ra epo sí inú ọkọ̀ mi. Èyí jẹ́ ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tí mo máa ń ra epo fún ọkọ̀ mi nítorí pé ọkọ̀ mi kò kí jẹ epo púpọ̀. Epo bínisínì ni mo máa ń rà sínú ọkọ̀ mi. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi kò kí jẹ epo rárá.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Mo fẹ́ràn coffee gan ni. Mo fẹ́ràn láti máa mu coffee kí n tó lọ sí ibi iṣẹ́. Mo máa ń mu coffee ní òwúrọ̀ ní dédé aago mẹ́-mẹ́fa à owuro Mo máa ń mu ní ẹ̀ẹ̀mejì tí mo bá ti ibi iṣẹ́ dé. Ni dédé agogo mẹ́fa, mo máa ń jẹun. Tí mo bá jẹun tán, mo fẹ́ràn láti mu coffee tumbila méjì kí n tó sùn. Nítorí pé tí mo bá mu coffee kò kì í jẹ́ kí oorun kó tètè wá, kò kì í jẹ́ kí oorun kí ó tètè kù mí. Eléyìí jẹ́ kí n nífẹ̀ẹ́ coffee ju tea lọ.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni, mo máa ń sáré. Mo máa ń sáré gan-an nígbà tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Nibi ìdíje ilé ìwé sí ilé ìwé ọ̀rẹ́ ṣọ̀rẹ́ eré sísá, èmi ni mo máa ń gbé igba orókè tí àwọn olùkọ́ mi fẹ́ràn mi tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ nítorí pé mo máa ń bu iyì kún orúkọ ilé ìwé wa. Nítorí pé èmi ni mo máa ń gbé igba orókè ní ibi eré sísá. Mo, mo máa ń gba oríyè tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ tí gbogbo ọmọ ilé ìwé nífẹ̀ẹ́ mi nítorí pé mo máa ń sáré, mo sì máa ń gbé ilé ìwé wa níyì. Ní ìdíje ọlọ́rẹ̀ẹ́ ṣọ̀rẹ́ eré ìparí ọdún, èmi ni mo máa ń gba ipò kíní. Bẹ́ẹ̀ ni, nínú gbogbo eléi tí a máa ń ṣe ní orílẹ̀-èdè tí a bá fẹ́ ṣe ìdíje eré sísá, èmi náà ni mo máa ń gba ipò kíní. Ní gbogbo ìpínlẹ̀ wa ní ilẹ̀ Nàìjíríà, ìjọba nífẹ̀ẹ́ mi tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ tí wọ́n fi fún mi ní odidi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan gẹ́gẹ́ bí ẹni tí ó ń gbé orílẹ̀-èdè nìyì níbi eré sísá. Wọ́n fún mi ní inági jẹ nítorí pé mo máa ń gbé igba orókè níbi eré sísá. Ìnági jẹ tí wọ́n fún mi ni ẹṣin, nítorí ẹṣin jẹ́ ọ̀kan lára àwọn ẹranko tí ó mọ eré sá jù lọ. Nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe fún mi ní inági jẹ ẹṣin, nítorí pé mo máa ń sá eré, mo sì máa ń jẹ́ ẹni àkọ́kọ́ ní iwájú tí a bá ń sá eré.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Nígbà tí mo bá wà nínú ìlà, mo máa ń rí lílo àkókò, nítorí pé mo máa ń pín gbogbo ohun tí mo fẹ́ ṣe. Mo máa pín ìkan sí àkókò òwúrọ̀, mo máa pín òmíràn sí àkókò ọ̀sán, mo máa pín òmíràn sí àkókò alẹ́. Nítorí èyí ni mo ṣe máa ń rí lílo àkókò nígbà tí mo bá wà nínú ìlà. Dájúdájú mo mọ bí a ṣe ń pín àkókò tí àkókò kò fi ní kọjá mi. Nígbà kúgbà tí mo bá wà nínú ìlà, mo máa ń ṣe àkókò mi ní ọ̀ṣọ́ láti má fi àkókò mi ṣòfò. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe nígbà tí mo bá wà nínú ìlà.

Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìn àjò? Bí mo ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìn àjò ni pé ibi tí mo bá ń lọ tí ó bá jẹ́ pé òun pọ̀ tí mo fẹ́ ṣe ní inú òpópónà tí mo fẹ́ gbà lọ sí ibi tí mò ń lọ. Mo máa ṣe àkópọ̀ ìrìn àjò náà láti má fi epo tàbí ẹ́nájì mi ṣòfò. Nítorí ẹ̀ ni mo ṣe máa ń ṣe àkópọ̀ ìrìn àjò láti má fi àkókò tàbí epo inú ọkọ̀ mi ṣòfò. Ní gbogbo ìgbà tí ọ̀nà mi bá tó mẹ́ta tàbí mẹ́rin tí mo fẹ́ lọ, mo máa ń ṣe àkópọ̀ fún ìrìn àjò láti dín epo tí màá rà sínú ọkọ̀ kù àti láti dín agbára tí màá lò kù. Nítorí èyí ni mo ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìn àjò.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Ìgbà òwúrọ̀ ni mo máa ń fọ aṣọ. Ni dédé aago méje ní òwúrọ̀ ọjọ́ ìsinmi ni mo máa ń fọ aṣọ. Mo máa kó aṣọ mi síta. Mo máa pọn omi sínú garawa ńlá bí i méjì tàbí mẹ́ta. Màá kó aṣọ mi sí ìta. Aṣọ iṣẹ́ àti aṣọ ìmúṣéré. Mo máa kó gbogbo rẹ̀ pátápátá nínú wọdiróòpù tí ó wà. Mo máa kó sí balùwẹ̀ láti bẹ̀rẹ̀ sí í fọ aṣọ náà. Mo máa mú ọṣẹ tí a fi ń fọ aṣọ àti wọ́ṣìń má wọ́ṣìń tí wọ́n máa ń fi fọ aṣọ láti bẹ̀rẹ̀ sí í fọ aṣọ náà ní dédé aago mẹ́fà ní òwúrọ̀ ọjọ́ ìsinmi. Ka tó lọ sí ìjọsìn ní inú chọ́ọ̀chì ni màá ti fọ aṣọ náà tán pátápátá.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀ ní gbogbo ìgbà. Nítorí pé ìjìyà wà fún ẹni tí kò bá tẹ̀lé òfin ìyàrá ọkọ̀ ní orílẹ̀ èdè Nàìjíríà. Ẹnikẹ́ni tí kò bá tẹ̀lé òfin, a fi aṣọ péńpé ro oko ọba. Ẹni náà a fi ojú ba ilé ẹjọ́. Ìjìyà tó tóbi sì wà fún irú ẹni bẹ́ẹ̀ tí kò bá tẹ̀lé òfin ìyàrá ọkọ̀. Nígbà gbogbo ni mo máa ń wo òfin ìyàrá ọkọ̀ ni mo sì máa ń tẹ̀lé àwọn òfin náà. Nítorí mi ò ní owó tí mo fẹ́ san fún ìjọba gẹ́gẹ́ bí owó irúfin awakọ̀ ní orílẹ̀ èdè Nàìjíríà tí mo wà.

Ṣé o máa ń fín túràrí? Bẹ́ẹ̀ ni mo máa ń fín túràrí. Gẹ́gẹ́ bí ọmọ ẹlẹ́yìn Kristi tí ó ń lọ sí ìjọsìn ṣẹlẹ alásọ funfun. Àṣà wa ni láti fín túràrí ní gbogbo ọjọ́ ìsinmi. Tí wọ́n bá fẹ́ kọ orin àkọwọlé ní ilé ìjọsìn mi, a máa fín túràrí. Tí a bá ń gba àdúrà ní àkókò àdúrà, a máa fín túràrí. Ni àkókò ìgbà mìíràn, a máa fín túràrí. Ká tó bẹ̀rẹ̀ ìsìn ní ọjọ́ ìsinmi, a máa fín túràrí. Ni àárín ìsìn tí a bá ń ṣe ìwàásù lọ́wọ́ nínú ilé ìjọsìn mi, a máa fín túràrí. Tí mo bá wà nínú ilé ní àṣálẹ́, mo máa ń fín túràrí. Ni ìgbà mìíràn tí mo bá wà ní inú ilé ní òwúrọ̀ tí mo ò lọ sí ibi iṣẹ́, mo máa ń fín túràrí ní gbogbo ọjọ́.

Ṣé o wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́ ní gbogbo ọjọ́ ajé ní òwúrọ̀ tí mo bá kúrò nílé lọ sí ibi iṣẹ́. Mo máa ń wọ aṣọ àkayòrí ní ìgbà mìíràn tí mo bá lọ sí ibi iṣẹ́ ní ọjọ́ ajé. Mo máa ń wọ aṣọ àkayòrí nítorí pé aṣọ tí mo fẹ́ràn ni aṣọ tí kò kí ń jẹ́ kí oru kó gbò mí tí mo bá wà ní ẹnu iṣẹ́. Ó máa ń gba afẹ́rẹ́ wọ inú ara mi, kò kí ń jẹ́ kí oru kó gbò mí. Nítorí náà ni mo ṣe fẹ́ràn láti máa wọ aṣọ àkayòrí lọ sí ibi iṣẹ́.

Ṣé o ti sìnà rí? Bẹ́ẹ̀ ni mo ti sìnà rí. Ọjọ́ púpọ̀ díẹ̀ sẹ́yìn ni èmi àti ọ̀rẹ́ mi Ọlálékan ni a dìjọ nlọ sí ìlú Ibadan. Nígbà tí a dé òpópónà Marosẹ̀ ní ìwo, ó yẹ ká mo orílé ọ̀nà Ìjẹ̀bú, a mo orílé ọ̀nà Ìlà, bẹ́ẹ̀ ni a sìnà. A lọ ní kìlómítà púpọ̀. Nígbà tí ó yá, la rí arákùnrin kan, èyí tí ó sọ fún wa pé a ti sìnà ni. A bá a mó orílé, la yí orí padà wá sí ọ̀nà ìwo. A tún lọ já sí Ẹdẹ, láti Ẹdẹ la ti padà sí Ìlà, láti Ìlà la ti já sí òpópónà ìwo padà. Láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìnàjò wa lọ sí Ibadan. Ìrìnàjò tó yẹ kó gbà wá ní wákàtí kan, ó padà gbà wá ní wákàtí márùn-ún nítorí pé a sìnà. Ọjọ́ burúkú ni ọjọ́ náà nítorí pé a ra epo púpọ̀, kò dẹ̀ sí owó púpọ̀ ní ọwọ́ wa ṣùgbọ́n a ra àtúnrà epo. Níwọ̀n gbà tó yẹ ká ra epo kẹ́ẹ̀gì méjì, a padà ra epo kẹ́ẹ̀gì mẹ́jọ sí inú ọkọ̀ nítorí pé a sìnà. Báyìí ni a ṣe sìnà ìrìnàjò àti lọ sí ìlú Ibadan. A dé Ibadan ní alẹ́ pátápátá ní agogo mẹ́jọ. Nígbà tí a dé Ibadan ni a sọ fún ọ̀rẹ́ onínáwó pé a sìnà ni.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ ni mo mọ ìtumọ̀ orúkọ mi. Òrúkọ mi ni Ọpẹ́yẹ́mí. Eléyìí túmọ̀ sí pé ọpẹ́ ni fún Olúwa tí ó jẹ́ kí wìwà láyé mi kó rọrùn, tí ó jẹ́ kí ìyá mi ó bí mi nínú ìrọ̀rùn. Nítorí pé ìgbà tí mo wà ní kékeré, mo bèrè lọ́wọ́ àwọn òbí mi ìdí tí wọ́n fi sọ mí ní Ọpẹ́yẹ́mí. Wọ́n ní pé àwọn bí obìnrin mẹ́fà, àwọn dẹ̀ ń tiraka láti bí ọkùnrin kan. Ṣùgbọ́n ní ìgbìyànjú àwọn obìnrin ni àwọn ń bí. Ní kété tí wọ́n bí mi tán tí wọ́n rí pé ọkùnrin ni mí, inú wọn dùn, ara wọn yagaga, wọ́n filẹ̀ pọ̀ tí wọ́n fi ọ̀nà róka. Óun ni wọ́n fi sọ mí ní Ọpẹ́yẹ́mí. Wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé ọpẹ́ yẹ àwọn ọlọ́run rán tí àwọn ṣi rere, ó sì fún àwọn ni ohun tí àwọn fẹ́ látọkàn. Ìdí nìyí tí wọ́n fi sọ orúkọ mi ní Ọpẹ́yẹ́mí. Inú mi dùn láti gbọ́ ìtàn náà. Láti ìgbà náà ni mo ti ń gbàdúrà kí Olúwa kó bùkún mi kí n lè fi ìtumọ̀ orúkọ mi hàn wọ́n ní ọjọ́ iwájú.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ó sì jẹ́ ohun tí inú mi dùn sí ní ọjọ́ náà. Ni ọjọ́ kẹta, oṣù kẹrin ọdún tí a wà nínú ẹ̀yí, òní ọ̀rẹ́ mi pè mi pé kí a dìjọ lọ sí ìlú Èkó láti ìlú Òṣogbo. Ọkọ̀ ojú irin ni ó ní káwọ̀. Ni àkọ́kọ́, mo bẹ̀rù ọkọ̀ ojú irin nítorí pé ìbẹ̀rù yìí ti wà lọ́kàn mi láti ìgbà kékeré wa. Ṣùgbọ́n ìgbà tí mo wọnú ọkọ̀ ojú irin náà, inú mi dùn nítorí pé ó ní ẹ̀rọ amú inú ilé tutù. Èyí jẹ́ àkọ́kọ́ nǹkan tí ó ṣe mí ní kàyéfì. Mo tún rí pé ìjókòó tí a jókòó sí, ó tún ṣe rẹ́gí, ó ṣe dáadáa, ó gba ènìyàn kọ̀ọ̀kan. Ó yàtọ̀ sí ọkọ̀ èrò. Inú mi dùn nítorí pé mo, mo ní ẹ̀kọ́ nípa wíwọ ọkọ̀ ojú irin. Kò sí ìfo yà nínú ọkọ̀ ojú irin náà. Kébè ni àwọn olóunjẹ àti àwọn olùdáná tó wá gbé oúnjẹ fún mi nínú ọkọ̀ ojú irin. Èyí jẹ́ ohun tí ó mú inú mi dùn tí mo sì tún ní lọ́kàn pé máa tún wọ ọkọ̀ ojú irin yìí lẹ́ẹ̀kan si.

Ṣé o mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Tí o bá wà ní pòpó ní òpópónà, tí ọkọ̀ bá ti ń bọ̀ ní ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ, tí ma ma ju ọwọ́ sílẹ̀. Tí dírẹ́fà ọkọ̀ náà bá ti rí ẹ pé ò ń ju ọwọ́ sílẹ̀, ló máa ma tẹ bíréèkì díẹ̀ díẹ̀ títí tó máa fi dé ọ̀dọ̀ rẹ. Ni kété tó bá dé ọ̀dọ̀ rẹ tán, o máa sọ fún dírẹ́fà ọkọ̀ tàbí kọ̀ńdọ́kítọ̀ ọkọ̀ pé ibi tí ò ń lọ. To bá ń lọ sí ọ̀nà kan náà, yóò ma tẹsẹ̀ dúró láti gbé ẹ. Tí kò bá lọ sí ọ̀nà ibi tí ò ń lọ, yóò sọ fún ẹ láti pe ọkọ̀ mìíràn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú.

Ṣé WiFi rẹ yára tó? WiFi mi yára tó o yára dáradára nítorí pé WiFi tí mò ń lò 5G ni ó yára láti pè nẹ́tíwọ́ọ̀kì wa. Ó yára gan láti má fi sọ̀rọ̀ ní orí fóònù MTN 5G òun ní mò ń lò ó sì yára dáradára. Mo fẹ́ràn láti máa lo WiFi púpọ̀ nítorí pé ó jẹ́ kí iṣẹ́ tí mò ń ṣe ní òòjọ́ kí ó yára nípasẹ̀ WiFi lílò.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú. Nítorí pé ó yára kánkán láti dé ibi tí ènìyàn ń lọ tèyàn bá wà nínú ọkọ̀ òfurufú ju túrénì tàbí ọkọ̀ ojú omi lọ. Nítorí náà ni mo ṣe fẹ́ràn láti jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú. Ọkọ̀ òfurufú jẹ́ ohun tí ó yàtọ̀ gedegbe sí tirénì tàbí ọkọ̀ ojú pópó nítorí pé ó yára láti dé ibi tí èèyàn ń lọ. Kò sí súnkẹrẹ pàkẹrẹ ọkọ̀, kò sì sí ìfàyàlùyà tàbí dídi ara ẹni lọ́wọ́ ní inú òfurufú náà. Nítorí èyí ni mo ṣe fẹ́ràn láti jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú.

Ṣé owó tí ò ń gbà dára tó? Bẹ́ẹ̀ni, owó tí mò ń gbà lẹ́nu iṣẹ́ o dára tó, nítorí pé ọ̀gá ilé iṣẹ́ mi dára púpọ̀. Ó máa ń fún mi ní owó oṣù mi, bẹ́ẹ̀ ni ó tun máa ń fún mi ní owó ọ̀ṣọ̀ọ̀ṣẹ̀. Nígbà mìíràn, ó máa ń fún mi ní owó epo tí mò ń máa n rà sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi. Ọ̀gá ilé iṣẹ́ mi dára púpọ̀ tí ó máa ń fún mi ní owó oṣù, èyí tí ó tó dojú kọ ètò ìṣúná mi ní oṣooṣù. Bẹ́ẹ̀ ni mo tó máa ń ní àjẹsẹ́kù lẹ́yìn tí mo bá ṣe san gbogbo owó ohun tí mò ń lò nínú ilé tán, bí owó iná, owó omi, owó WiFi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo tó máa ń ní àjẹsẹ́kù láti fi owó pamọ́ di ohun mìíràn.